Òwúrọ̀ mi mo máa ń jí ní aago márùn-ún òwúrọ̀ láti fi padura. Tí n bá dẹ̀ tí sì jí tán, mo máa bu omi sí ojú mi, mo sì máa fọ eyín mi ní òwúrọ̀ tí n bá ti jí. Ohun tó máa ń jí mi ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa ń jẹ́ kí ẹ̀rọ kó dún ní dédé aago márùn-ún. Tí ẹ̀rọ bá sì ti dún tán, mo máa dìde kúrò ní orí ibùsùn mi, mo sì máa lọ bu omi ṣan ojú mi. Lẹ́yìn ìgbà náà, mo máa fọ eyín mi, mo sì máa padà wá sínú ilé máa gba àdúrà. Tí n bá ti ṣe èyí tán, mo máa bọ́ta kúrò nínú ilé, mo sì máa tún ilé ṣe. Tí mo bá tú ilé ṣe tán, mo máa wá kó sínú bàtà mi àti aṣọ mi, mo sì máa lọ sí ilé ìdárayá. Àmọ́ kí n tó lọ sí ilé ìdárayá, mo máa kọ́kọ́ tún àyíká mi ṣe nítorí ìmotótó lórí iṣẹ́ẹ́gun àrùn gbogbo. Lẹ́yìn ìgbà tí mo bá ti tú inú yàrá mi ṣe tán, mo máa bọ́ sí ìta, mo sì máa tú wájú ìta ṣe pẹ̀lú. Mo máa bu omi kaná tí mo máa fi mu, tí mo máa mu ní òwúrọ̀ kùtùkùtù kí n tó bọ́ta. Tí n bá ti mu omi náà tán, mo sì máa bọ́ta, mo máa lọ sí ilé ìdárayá. Àkókò tí mo máa ń jí ní ojoojúmọ́ ó lè yàtọ̀ nítorí pé kì í ṣe ojoojúmọ́ ni mo máa ń sùn ní ìgbà kan náà. Bí mo ṣe máa ń jí, ó tún yàtọ̀ ní bí ojú ọjọ́ ṣe rí àti irú ọjọ́ tó jẹ́. Tí wọ́n pé ọjọ́ náà ọ̀sẹ̀ ni, mo lè jí ní aago márùn-ún. Àmọ́ tí ó bá jẹ́ ọjọ́ tó jẹ́ ọjọ́ tí a kò ní lọ sí ibi iṣẹ́, ilé tí àwọn olóyìnbo ń pè ní weekend, ilé yìí mo máa sùn dáadáa, mo sì máa jí ní aago méje. Tí n bá dẹ̀ tí jí ní aago méje ni mo máa ṣe àwọn nǹkan tí mo máa ń ṣe bí i pé kí n gba àdúrà, kí n bu omi sójú mi tàbí kí n fọ eyín mi. Tí n bá ti ṣe èyí tán, mo máa lọ sí orí pápá ilé tí a ti máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní òwúrọ̀ ọjọ́ Saturday ní ìgbà gbogbo. Èyí ló jẹ́ bí, èyí jẹ́ nǹkan náà nǹkan tí mo máa ń ṣe ní ojúmọ́ kan tí n bá ti jí ní òwúrọ̀, mo máa jí bẹ́ẹ̀ sì rí. Èmi nǹkan náà ni mò ń gbé nínú ilé, mo sì máa ṣe àwọn nǹkan tí ẹ kì í ṣe fún ara mi. Bí bá jẹ́ ọjọ́ iṣẹ́ tí mo bá ti lọ sí ibi tí mo ti máa ń ṣe eré ìdárayá ní àárọ̀ kùtùkùtù, mo máa padà wá sínú ilé, mo sì máa ṣètò bí mo ṣe máa lọ sí ibi iṣẹ́ fún ọjọ́ náà. Tí n bá dẹ̀ tí ṣe èyí tán fún òwúrọ̀, mo sì máa lọ sí ibi iṣẹ́. Ọjọ́-- ìgbà tí mò ń sùn ó yàtọ̀ ní ojoojúmọ́. Ìgbà míẹ̀wẹ̀, mo lè sùn ní aago mẹ́sàn, ìgbà míẹ̀wẹ̀, mo lè sùn ní aago mẹ́wàá. Èyí tó túmọ̀ sí pé ìgbà tí mo máa ń jí nígbà mí, mo lè jí ní aago márùn-ún, ó ṣẹ̀ṣẹ̀ pẹ́ mi díẹ̀ láti jí. Àmọ́ tí ó bá jẹ́ ọjọ́ iṣẹ́ ni, ó pẹ́ mi tán, mo máa jí ní ogún, ogún ìṣẹ́jú ó lé ní aago márùn-ún. Àmọ́ tí ó bá jẹ́ pé kì í ṣe ọjọ́ iṣẹ́ ni, mo máa jí ní aago méje tàbí ìṣẹ́jú díẹ̀ ó kọjá aago méje nítorí náà ni ìparí. Tí n bá jí ní òwúrọ̀ kùtùkùtù, mo máa tú ibùsùn mi ṣe, mo máa bu omi sójú mi, mo máa tú àyíká mi ṣe, mo máa fọ eyín, mo sì máa gba àdúrà nítorí pé mò ń bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn tí ẹ kì í ṣe fún ọjọ́ náà.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi, ó tó bí wákàtí kan gbáko tí mo máa ń fi ní ìsinmi tí bàá n ti fẹ́ jẹ oúnjẹ ọ̀sán. Èyí jẹ́ àwọn nǹkan tí ó ti di módìkì, tí ó ti di bárakú, eléyìí sí ó sì ti mo mi lára láti ṣe ní ọjọ́ ojúmọ́ yàtọ̀ sí ìgbà tí kí bá kí n ṣe ọjọ́ iṣẹ́. Ni gbogbo ọjọ́ iṣẹ́, wákàtí tí mo máa ń fi jẹ oúnjẹ ọ̀sán, ó jẹ́ àgọ̀ kan, ẹ́, ó jẹ́ wákàtí kan, ìgbà mìíràn ẹ̀wẹ́, ìgbà tí a máa ń lọ fún ìsinmi ránpẹ́ yìí, ìwọ̀n bí i àgọ̀ kan ọ̀sán ni títí wọ àgọ̀ méjì ọ̀sán. Ni ìgbà yìí, mo máa ń jẹun, tí n bàá jẹun tán, mo máa mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo sì máa wo ìtàkùn ayélujára, mo máa wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀, mo máa wo ìròyìn, mo sì máa wo, ẹ́, gbọ́ ìsọ̀ yìí ní orí ẹ̀rọ, ẹ́, ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo tún, mo tún, mo tún lè wo oríṣìíríṣìí, ẹ́, nǹkan ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo lè wo sinimá ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àti pé ní wákàtí kan yìí mo tún lè sun ọ̀rùn ránpẹ́ tí ó bá jẹ́ sí, tí ó bá jásí pé ó ti rẹ̀ mí nítorí pé iṣẹ́ tí mo ti ń ṣe láti àárọ̀. Mo máa sun ọ̀rùn ránpẹ́ àmọ́ tí kò bá rẹ̀ mí jùlọ, mo kàn máa jẹun. Tí n bàá jẹun tán, mo máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo sì máa wo àwọn sinimá lórí ẹ̀, mo tún sì máa n wo àwọn ìròyìn ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbo áyé ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ni wákàtí tí mo máa ń fi ní ìsinmi oúnjẹ ọ̀sán yìí, mi ò kí máa ń ṣe àwọn iṣẹ́ tí ó ní agbára ní àkókò yìí nítorí pé àkókò yìí wà fún mi láti sinmi ní ẹnu iṣẹ́ tí mò ń ṣe. Mo sì máa ń lo wákàtí yìí dáadáa nítorí pé mi ò ní fẹ́ kí, kí n tún ṣe iṣẹ́ tó máa jẹ́ kó tún rẹ̀ mí tí bà tí bọ́ sí ẹnu iṣẹ́ padà. Nítorí náà tí n bàá ti lè lọ fún ìsinmi ránpẹ́ yìí ní dédé àgọ̀ kan ọ̀sán, mo máa gbìyànjú láti jẹun, láti fi ara balẹ̀, láti sinmi. Ìgbà mí ewẹ̀, mo tún sì máa sùn nítorí pé kí n bá lè ní okun padà láti ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe. Èyí jẹ́ bí mo ṣe máa ń ní ìsinmi mi àti bí mo ṣe máa ń-- àti òye àkókò tí mo máa ń lò láti fi ní ìsinmi oúnjẹ ọ̀sán mi. Èyí sì máa ń wáyé ní ojoojúmọ́ láti ọjọ́ ajé títí di ọjọ́, títí di òpin ọjọ́ tí ó jẹ́ ọjọ́ iṣẹ́ ní ọ̀sẹ̀ kan. Àwọn ọjọ́ tí mi ò kí máa ń ní ìsinmi ránpẹ́ láti jẹ oúnjẹ ọ̀sán ni ọjọ́ Sátidé àti ọjọ́ ìsinmi eléyìí tí a máa ń lọ sí ilé ìjọsìn. Àmọ́ ọjọ́ tó bá ti jẹ́ ọjọ́ iṣẹ́, wákàtí kan gbáko ni mo máa fi n ní ìsinmi láti lọ jẹun. Èyí sì ti jẹ́ bí a ṣe máa ń ṣe ní ibi tí mo ti ń ṣe iṣẹ́. Fún wákàtí kan yìí gbáko, kò ní sí iṣẹ́ kọ̀ kan tí yóò máa lọ nítorí pé gbogbo ènìyàn yóò ti gba ààyè láti lọ fi jẹ oúnjẹ àti láti fi sinmi ní ẹnu iṣẹ́. Ǹnkan tó fi lè mú kí ẹnikẹ́ni kí wọ́n ṣe iṣẹ́ ní àsìkò yìí o máa jẹ́ bóyá nǹkan tọ́ n fẹ́ ṣe ó ṣe pàtàkì, ó ṣe kókó, kò ṣe, kò ṣe pa tì ní wákàtí yẹn. Àmọ́ lẹ́yìn ìgbà yẹn, ó ṣe kókó wípé kí oníkálúkú kí a ní ìsinmi ránpẹ́ láti fi lọ jẹ oúnjẹ ọ̀sán. Ni àkótán, oúnjẹ ọ̀sán mi, ó máa ń gbà mí ní wákàtí kan gbáko èyí tó sì máa ń jẹ́ láti àgọ̀ kan sí àgọ̀ méjì ọjọ́ ojúmọ́ tó bá ti jẹ́ ọjọ́ iṣẹ́. Àwọn nǹkan tí mo sì máa ń ṣe ní àkókò wọ̀nyí ni pé kí n jẹun, kí n wo sinimá àgbéléwò ní orí ẹ̀rọ, ibansimi, ero ìbánisọ̀rọ̀ mi àti pé kí n sì wo nǹkan tó ń lọ ní orí ìtàkùn ayélujára.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ, báwo ni mo sì ti, báwo ni mo ṣe ní orúkọ ìnagijẹ yìí? Orúkọ ìnagijẹ yìí jẹ́ ǹkan tí àwọn ọ̀rẹ́ mi tí wọ́n fún mi nígbà tí a wà ní ilé ìwé. Nígbà tí mo wà ní ilé ìwé girama àwọn ọ̀rẹ́ mi kọ́kọ́ fún mi ní orúkọ ìnagijẹ kan, bí wọ́n sì ṣe fún mi ni wípé nítorí pé orúkọ mi jẹ́ Samueli, torí pé orúkọ mi jẹ́ Samueli tí ó ní orí eléré oní ìtàgé kan náà sì ń jẹ́ Samloko. Óun ní àwọn ọ̀rẹ́ mi àti àwọn tó jẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n ṣe kúkú ń pè mí ní Samloko. So nígbà tí mo wà ní ilé ìwé girama Samloko ni orúkọ ìnagijẹ mi. Orúkọ yìí sì mọ̀ mi lára dé bí wípé kí olùkọ́ni kọ́ fẹ́ pè mí ní ilé ẹ̀kọ́ girama Samloko ni wọ́n máa pè mí. Orúkọ yìí sì mọ̀ mi lára láti ìgbà tí mo ti wà ní ẹ̀kọ́, ẹ̀kọ́ kẹrin títí dé ẹ̀kọ́ kẹfà ní ilé ìwé girama. Nígbà tí mo tún kúrò ní ilé ìwé girama tán, àwọn tó mọ̀ mí wọ́n tún ṣe ń pè mí ní Samloko àmọ́ ìgbà tí mo wọ ilé ẹ̀kọ́ yunifásítì tí àwọn ọ̀rẹ́ mi ayé àtijọ́ tí wọ́n kò sí pẹ̀lú mi mọ́. Àwọn ọ̀rẹ́ mi tí mo tún bá pàdé ní ilé ìwé yunifásítì àwọn náà wọ́n tún sì wá orúkọ mi fún mi gẹ́gẹ́ bí orúkọ tí mò ń jẹ eléyi to ń jẹ́ Samueli. Àwọn ọ̀rẹ́ mi wò mí sùnsun wọ́n wò mí lọ wò mí bọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti wò mí fún ọjọ́ díẹ̀ àti ọ̀sẹ̀ díẹ̀ wọ́n pinnu láti máa pè mí ní Samisti, eléyi to tún mọ̀ sí wípé ẹni tí ó ń lù dùrù àti ẹni tí ó ń kọrin. Samisti ó farapẹ́ Samueli èyí ló jẹ́ kí àwọn ọ̀rẹ́ mi kí wọ́n ṣọ mí ní Samisti nítorí pé lóòótọ́ àti ní òdodo mo máa ń lu ìlù ní ilé ìjọsìn mo tún sì máa ń kọrin. Eléèyí ló jẹ́ kí àwọn ọ̀rẹ́ mi kí wọ́n tún ṣọ mí ní Samisti nítorí náà orúkọ ìnagijẹ tí mò ń jẹ títí di ọjọ́ òní òun ní Samisti. Nígbà tá wà ní ilé girama ẹ nígbà tá wà ní ilé ìwé yunifásítì orúkọ yìí mọ̀ mi lára tó bẹ́ẹ̀ gẹ tó jẹ́ pé tí gbogbo ènìyàn tó wà ní school tó wà ní ilé ìwé tí mo wà ní ìgbà náà orúkọ tó ba ti fẹ́ pè mí Samisti ni ońi kàlùkù mọ̀ mí sí. Kódà kẹ́lẹ́ ń bẹ̀rẹ̀ Samueli kò sí ẹni tó dà mí mọ̀ bíi Samueli, àmọ́ kẹ́lẹ́ ń bẹ̀rẹ̀ Samisti kò sí ẹni tí ó dà mí mọ̀ pẹ̀lú Samisti. Ní ìgbà náà mo tún jẹ́ bí i olóṣèlú nínú ilé ìwé náà orúkọ ìnagijẹ mi sì ni àwọn ènìyàn fi ń mọ̀ mí ní àgbadà olóṣèlú tí àjọ ṣe nígbà náà. Mo dìde láti dùú ipò ààrẹ apá ibi tí mo ti ń kẹ́kọ̀ọ́ orúkọ tí àwọn ènìyàn sì mọ̀ mí sí tí wọ́n sì fi ń mọ̀ mí láti fi dìbò fún mi òun ní Samisti gbogbo àwọn olùkọ́ wa àti gbogbo akẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn tí o jẹ pé wọn kì í ṣe olùkọ́ tí wọn sì ti ń ṣe akẹ́kọ̀ọ́ ní ẹ̀ ń mọ̀ mí sí Samisti ni gbogbo ènìyàn mọ̀ mí sí tí wọ́n ti fi ń pè mí. Àti pé títí di ọjọ́ òní ẹnikẹ́ni tó bá rí mi tàbí ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa mi Samisti náà ni wọ́n máa sọ wípé mò ń jẹ́ àti Samisti náà ni wọ́n tún fi ń pè mí. Kódà débi tí mo tún ti ń ṣiṣẹ́ ní ọjọ́ òní gbogbo àwọn alábàáṣiṣẹ́ mi àti gbogbo àwọn tí a jọ ń gbé nílé Samisti náà ni ónìkàlùkù ń pè mí nítorí náà orúkọ ìnagijẹ mi. Mo ní orúkọ ìnagijẹ àmọ́ orúkọ ìnagijẹ mi Samisti lò ń jẹ́. Samisti tí ó dẹ̀ ń jẹ́ èyí àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ṣọ mí ní Samisti ìdí tí wọ́n sì fi ṣọ mí ní Samisti ni wípé ó farapẹ́ orúkọ tí mò ń jẹ́ àti wípé mò ń lu ìlù ní ilé ìjọsìn mo tún sì ń kọ orin nítorí náà ni àkótán Samisti ni orúkọ ìnagijẹ mi.

Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ayélujára lọ́pọ̀lọpọ̀. Kódà ní ojúmọ́ kan mi ò lè ṣe láì má gbé ẹ̀rọ ìbánilọ́wọ́ mi, ẹ̀rọ ìpènísí tó wá lọ́wọ́ mi kí n sì wo fínnífínní kí n wo gbogbo ǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Àwọn áàpù tí mò ń lò jù ní orí fóònù mi, àkọ́kọ́ oun ní WhatsApp. WhatsApp jẹ́ áàpù tó jẹ wípé a fi ń bá ara wa sọ̀rọ̀ bóyá mọ̀lẹ́bí tó jìnnà sí wa àbí àwọn ọ̀rẹ́ tí a fẹ́ bá sọ̀rọ̀ àbí iṣẹ́ tí a fẹ́ gbà lọ́wọ́ àwọn tí a gbà, tí a fẹ́ gbà iṣẹ́ ní ọwọ́ rẹ̀ àbí a fẹ́ fi iṣẹ́ ránṣẹ́ fún àwọn tí wọ́n gbé iṣẹ́ fún wa tàbí ẹ̀wẹ́ a tún lè, a tún lè pè láti orí áàpù WhatsApp tí a kò bá ní káàdì sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. A lè ṣe àwọn wọ̀nyí ní orí WhatsApp. Kódà a tún lè pe àwọn mọ̀lẹ́bí wa tàbí àwọn ọ̀rẹ́ wa tàbí àwọn alábàgbé wa ní orí fídíò kọ́ọ̀lù ní orí WhatsApp. Èyí ó máa jẹ́ kí a ríra wa kétékété tí a bá ń bá ara wa sọ̀rọ̀ ní orí ẹ̀rọ WhatsApp. WhatsApp jẹ́ ẹ̀rọ, ó jẹ́ áàpù tó jẹ́ wípé àwọn ènìyàn ń lò jù ní àwùjọ láti fi bá ara ẹni sọ̀rọ̀. Ó rọrùn láti lò. Ìwọ kàn tí ẹ fi orúkọ rẹ sílẹ̀ sí WhatsApp, ko sì tẹ nọ́mbà ẹni tí o fẹ́ máa bá sọ̀rọ̀, tẹ ǹkan tó fẹ́ báa sọ, ko sì fi ránṣẹ́ sí i. Kété ní ìṣẹ́jú àyà kan, o ti dé ọ̀dọ̀ ẹni náà. Ẹni náà ó sì ti fi ránṣẹ́ padà sí ọ. Èyí ó jẹ́ ǹkan tó mú kí ìbára ẹni sọ̀rọ̀ kí ó dánmọ́rán kí ó sì yáwọ́ kétékété ní àsìkò tí a wà yìí. WhatsApp jẹ́ ìkan nínú àwọn áàpù tó jẹ́ wípé ó mú kí aye rọrùn tí àwọn olóyìnbo àti àwọn onímọ̀ iran sáyẹ́ǹsì tí wọ́n ti parí iṣẹ́ sí ní ara. Èyí jẹ́ pé WhatsApp ni àkọ́kọ́ áàpù tí mo máa ń lò jù. Ẹ̀kejì ẹ̀wẹ́ òun ní X tí àwọn èèyàn tún sì mọ̀ sí Twitter. Twitter jẹ́ ìkànnì ayélujára àti áàpù tó jẹ́ wípé púpọ̀ àwọn ọmọ ayé òde òsin tí àwọn olóyìnbo ń pè ní Gen Z àbí ibi tí a tún si lè tètè gbọ́ ìròyìn ǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Orí, orí, orí ìkànnì Twitter òní a ti lè rí gbogbo àwọn kìníwọ̀n yìí bóyá ènìyàn fẹ́ gbafẹ́ tàbí ènìyàn kàn fẹ́ rẹ́rìn nípa ǹkan tí àwọn ènìyàn ti fi sí orí ìtàkùn ayélujára yìí. Ènìyàn máa lọ sí Twitter láti lọ máa fi wo oríṣìríṣí fídíò àti oríṣìríṣì ìròyìn. Twitter ó jẹ́ áàpù tó ṣe ìkejì tí mò ń lò jù ní ẹ̀yìn WhatsApp. Ìdí tí mò sì fi ń lo Twitter ni wípé ó máa ń dáni ní ara ya àsi máa ń gbọ́ ìròyìn ní orí ẹ, àsi máa ń wo oríṣìíríṣìí fídíò àti wípé ibẹ̀ ni ìròyìn ǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé ni ó ti kọ́kọ́ máa ń dé. Àmọ́ Twitter kì í ṣe fún ìbára ẹni sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ bí WhatsApp. WhatsApp, a lè bá ara ẹni sọ̀rọ̀ ní WhatsApp. Àmọ́ Twitter ó jẹ́ áàpù tó jẹ́ wípé a lè rí gbogbo àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Nítorí náà WhatsApp àti Twitter òní àwọn áàpù méjì tí mò ń lò jù ní orí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ mi. Mo sì lérò pé àwọn ènìyàn tí ó pọ̀jù ní àgbáyé àti ní àwùjọ WhatsApp yìí àti Twitter náà ni àwọn náà ń lò jù. Àwọn kan ẹ̀wẹ́ wọ́n sì ń lo Instagramù àti TikTok. Àmọ́ èmi ò kí ń lo Instagramù àti TikTok. Eleyii tí èmi ń lò ni WhatsApp àti Twitter.

Tí ojúmọ́ bá ti mọ́, a ní àǹfààní láti lọ ṣiṣẹ́ tí ó sì máa mú owó wálé fún wa. Wákàtí tó jẹ́ wákàtí tí àwọn olóyìnbo àti àwọn ìjọba tí wọ́n wò pé ó jẹ́ wákàtí tí ó ṣe rẹ́gí àti tẹ́ pé tí ó ṣe pàtàkì láti fi ṣiṣẹ́ ni ago mẹ́sàn títí di ago márùn-ún ìrọ̀lẹ́. Eléyìí jẹ́ nǹkan tí gbogbo àgbáyé tí wọ́n ní ní erò pé ó jẹ́ àkókò tí ọmọ ènìyàn fi gbọdọ̀ máa ṣiṣẹ́. Àmọ́ ní ọ̀dọ̀ tèmi, ago mẹ́jọ àárọ̀ ni mo máa ń bẹ̀rẹ̀ iṣẹ́. Tí mo bá ti jí ní àárọ̀, tí mo bá ti gbàdúrà tí mo sì ti túnléṣe, tí mo ti ṣe ohun kan tó yẹ kí n ṣe nínú ilé, mo máa lọ síbi tí mo ti máa gbé irin tí mo sì máa na apá àti ẹsẹ̀ mi àti gbogbo iṣan ara mi. Lẹ́yìn ìgbà náà, mo máa padà sílé láti wẹ̀. Tí mo bá sì ti wẹ̀ tán, mo máa kọrí sí ibi iṣẹ́ òjọ́ mi láti lọ ṣiṣẹ́. Ago mẹ́jọ ni mo ti máa ń bẹ̀rẹ̀ ìpàdé ní orí ẹ̀rọ ayélujára. Tí mo bá sì ti ṣe ìpàdé tán, ìpàdé mi wákàtí kan gbaako ni mo máa fi ń ṣe ìpàdé. Tí mo bá sì ti ṣe ìpàdé yẹn tán, iṣẹ́ bẹ̀rẹ̀ pẹrẹ́u níyẹn, niyen. Ìyẹn tún mọ̀ sí pé ago mẹ́jọ àárọ̀ ni èmi ti máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo sì máa parí iṣẹ́ mi ní ago márùn-ún ìrọ̀lẹ́. Tó bá ti ẹ̀ jẹ́ wípé iṣẹ́ mi ò kí ń ṣe iṣẹ́ ojúkorojú, iṣẹ́ mi iṣẹ́ àti ilé ṣe ni. Àmọ́ mo tún ń ṣe àwọn iṣẹ́ ránpẹ́ kan tí ó máa ń gbà mí ní ààyè láti yọjú sí ibi tí mo ti ń ṣiṣẹ́. Èyí ni iṣẹ́ olùkọ́. Tó bá ti ṣe díẹ̀, tí mo bá ti ṣe iṣẹ́ tí mò ń gbé ilé ṣe tán, tí mo bá ti ṣe dé àwọn ààyè kan, mo máa kúrò nílé. Mo sì máa lọ sí ilé ìwé tí mo ti ń kọ́ àwọn ọmọ láti lọ kọ́ àwọn ọmọ tí mò ń kọ́ ní ìwé. Tí mo bá sì ti kọ́ àwọn ọmọ yẹn tán, wákàtí méjì gbaako ni mo máa n lò ní ilé ìwé náà. Ìgbà mii ẹ́wẹ̀ẹ́, ó lè tó wákàtí mẹ́ta tí mo máa lò ní ilé ìwé náà. Èyí tún mọ̀ sí pé àkókò tí mo máa lò ní ilé ìwé náà ó yàtọ̀ nítorí pé àwọn nǹkan ti won le ṣẹlẹ̀ ní ilé ìwé náà ó yàtọ̀ ní ojoojúmọ́. Àmọ́ wákàtí méjì sí mẹ́ta ni mo máa fi ń lọ sí ilé ìwé náà. Lẹ́yìn ìgbà náà, mo sì máa padà wálé láti wá kọjú sí iṣẹ́ àgbéléṣe mi. Tí mo bá ti kúrò ní ilé ìwé náà, ilé ni mò ń bọ̀ tàára. Ẹ̀ẹ̀mẹ́ta nínú ọ̀sẹ̀ kan ni mo máa ń lọ sí ilé ìwé yìí láti lọ fi kọ́ àwọn ọmọ. Mo sì máa ń kọ́ àwọn ọmọ náà ní subject tí àwọn olóyìnbo ń pè ní government, marketing àti civic education. E, eléyìí ni mò ń kọ́ àwọn ọmọ yìí ní ilé ìwé yìí. Nítorí náà, wákàtí mẹ́ta ní ìgbà mẹ́ta ní ọ̀sẹ̀ kan ni mo máa ń yọjú sí ilé ìwé yìí láti fi kọ́ àwọn ọmọ yìí. Àmọ́ lẹ́yìn ìgbà náà, iṣẹ́ ẹlẹ́ ti mò ń ṣe gan-an-an tó jẹ́ iṣẹ́ àgbéléṣe mi, wákàtí àti ago mẹ́jọ àárọ̀ oun ni mo ti máa ń bọ́ sí ẹnu iṣẹ́ tí mo sì máa parí iṣẹ́ náà ní ago márùn-ún ìrọ̀lẹ́. Ìgbà mii ewẹ̀ẹ́, ẹ̀rọ, ẹ́, ìpè ó lè wọlé fún mi láti yọjú sí àwọn nǹkan kan àbí láti dá sí àwọn alábára kan tí, tí wọ́n ń bèrè àwọn ìbéèrè pàtàkì kan. Mo sì máa ń yọjú sí wọn tàbí kí n dá wọn lóhùn láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Èyí tún mọ̀ sí wípé lẹ́yìn ìgbà tí mo bá ṣe iṣẹ́ tán ní àti ago mẹ́jọ àárọ̀ títí di ago márùn-ún, mo tún sì lè dáhùn sí àwọn ìpè kan tó bá ti wà ní àti ọ̀dọ̀ àwọn alábára. Èyí jẹ́ wákàtí tí mo máa fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́ kan.

Etí jẹ́ pàtàkì nínú àwọn ẹ̀yà ara tí a ní. Etí jẹ́ ǹkan tí a máa ń fi gbọ́ràn, tí a sì máa ń fi gbọ́ ǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Ẹni tí kò bá gbọ́ràn kò sí bí ó ṣe le gbé ilé ayé dáradára nítorí pé kò ní sí bí ó ṣe máa mọ ǹkan tí ẹni kejì tí wọ́n ń sọ tàbí ǹkan tí ìròyìn tí wọ́n ń sọ. Nítorí náà, etí jẹ́ ẹ̀kan nínú àwọn ǹkan tó jẹ́ wípé ní ẹyà ara ènìyàn ó ṣe pàtàkì. Nítorí pé a kò lè ṣe láìsí pé a ní etí. Elétò tún mọ̀ sọ wípé etí mi dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé mò ń gbọ́ràn kétékété, mo sì gbọ́ ǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé àti ǹkan tí ó ń lọ. Etí mi dára, etí mi méjèèjì dára, kò sì sí ǹkan tó ṣe etí mi méjèèjì nítorí wípé mò ń gbọ́ràn, mò ń gbọ́ ǹkan tí àwọn ènìyàn ń sọ, èmi náà mo sì le fi èsì sí ǹkan tí àwọn ènìyàn ń sọ ní àdúgbò àti ní orí ìtàkùn aleyújára àti ní orí ìròyìn. Àwọn ẹlẹ́rọ ìmọ̀ sáyẹ́ǹsì àti àwọn elétò ìlera ara wọ́n sọ wípé kí a má ṣe máa kó etí wa pẹ̀lú ǹkan kíkan, wípé ká má ṣe ti ǹkan kan bọ inú etí wa. Wọ́n ṣàlàyé wípé elé le fa ìjàmbá fún etí kí ó sì jẹ́ kí etí náà kí ó di tàbí kí ó rọ́ ìdọ̀tí sínú etí náà. Nítorí náà, èmi ò kí ń fi ǹkan kan kó etí tèmi mọ́. Mo máa ń fi etí mi lẹ́rù wípé kí etí mi kí, kí ó nu ara rẹ̀ àti wípé kí ó fọ ara rẹ̀ mọ́. Àwọn tí wọ́n kò gbọ́ràn tí wọ́n sì ti fi ǹkan bọ etí wọn, àwọn náà wọ́n sì mọ̀ wípé láìpẹ́ wọ́n lè pàdánù etí wọn láti máa fi gbọ́ràn. Nítorí pé àwọn elétò ara wọ́n ti sọ wípé kí ayé máa ti ǹkan kíkan bọ inú etí wa. Nítorí náà, etí mi dára, nítorí pé mi ò kí ń ti ǹkan kíkan bọ inú etí mi. Èmi ò sì kí ń lo ǹkan tí àwọn olóyè ń bọ̀ ń pè ní earpiece. Nítorí pé ìlò, ìlò earpiece ó tún máa ń takún bí ìlú tó wà nínú etí bí ó ṣe máa ń ṣiṣẹ́ sí àbí bí ó ṣe máa yẹ ti kù sí. Nítorí náà, gbogbo àwọn ǹkan tó jẹ́ pé wọ́n lè ba etí jẹ́ ni ó jẹ́ ǹkan tó jẹ́ wípé èmi ò kí ń lò tí mo sì ti sá fún kétékété ní àfi tán, ní àkútán. Etí mi ń ṣiṣẹ́, ó sì dára lọ́pọ̀lọpọ̀. Mo sì gbọ́ ǹkan tí àwọn ènìyàn ń sọ, mo tún lè fi èsì sí ǹkan tí àwọn ènìyàn bá sọ.

Nǹkan tó jẹ́ ìgbádùn ó yàtọ̀ ní bí oníkálukú ṣe rí. Nǹkan tó jẹ́ ìgbádùn mi ò lè má jẹ́ nǹkan tó jẹ́ ìgbádùn ti ẹni kejì. Àwọn kan lè wà tó jẹ́ pé ìbánilòpọ̀ ni ó máa jẹ́ ìgbádùn tí wọ́n. Àwọn kan wà tó jẹ́ wípé kó máa ṣe eré ìdárayá ni ìgbádùn tí wọ́n. Àwọn kan wà tó jẹ́ wípé kí wọ́n máa jẹun ni ìgbádùn tí wọ́n. Ìgbádùn yàtọ̀ ní bí oníkálukú bá ṣe rí ìgbádùn. Àmọ́ ìgbádùn tèmi, ó pín sí oríṣi ọ̀nà mẹ́ta. Ìgbádùn mi àkọ́kọ́, tí mo bá ti ń lù ìlú ní ilé ìjọsìn, tí mo máa ti ń lù ìlú ní ilé ìjọsìn, gbogbo nǹkan tó jẹ́ ìbànújẹ́ ọkàn tàbí nǹkan tó bá ń jẹ́ wípé mo kárí sọ, gbogbo ẹ́ máa ń fi mí sílẹ̀ ní gbogbo ìgbà yẹn. Ìwọ̀n ìgbà tí mo bá ti ríi wípé mò ń lọ sílé ìjọsìn láti lọ lù ìlú, ṣe ni ara mi máa yá gágá tí mo sì máa ń rẹ́rìn-ín. Erìn máa ń boòmi kan. Kódà gbogbo nǹkan tí bá ń ṣe ní àkókò yẹn yóò máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni nítorí wípé mi ò ní ní àkókò láti kárí sọ. Ìbádùn kan rè tó jẹ́ wípé mo lè ṣe ní gbogbo ọjọ́, ní gbogbo ọ̀sẹ̀, ní gbogbo àsìkò gbogbo. Àkọ́kọ́ ni wípé tí mo bá ti ń lù ìlú ní ilé ìjọsìn, mo fẹ́ràn rẹ̀ gan-an gidi. Ẹ̀kejì ẹ̀wẹ̀, tí mo bá ń ṣe eré ìdárayá ní orí pápá, pàápàá jùlọ tí mo bá ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Tí mo bá ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí, mo máa ń ríi wípé mò ń ṣe eré ìdárayá. Èyí detúmọ̀ sí wípé ó máa ń jẹ́ kí inú mi dùn, máa jẹ́ kí ara mi yá. Àwọn kan máa ń rí wípé, à, o máa ń làágùn, tó bá sáré o máa ń làágùn kìí ṣe ìgbádùn. Àmọ́ èmi máa ń fẹ̀sì sí i wípé ohun tó jẹ́ ìgbádùn oníkálukú ó yàtọ̀. Àmọ́ wípé ká máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó jẹ́ ìgbádùn tèmi ní ààyè tèmi. Nítorí náà, àti máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, igbakigba ìgbàkígbà tí mo bá ti rí ààyè láti fi gbá bọ́ọ̀lù nì ṣe ni mo máa ń bẹ́ tí mo sì máa ń fo bọ́tà tí mo máa ń wọ aṣọ tí mo sì máa wọ bọ́tà tí mo fi ń gbá bọ́ọ̀lù tí mo sì máa sálọ sí orí pápá láti lọ gbá bọ́ọ̀lù. Èyí ó jẹ́ ìkan nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe jù ó sì jẹ́ ìgbádùn tèmi. Ikẹta ni wípé kí màá ran àwọn ènìyàn lọ́wọ́. Òwe Yorùbá lọ sọ wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, ọ̀nà ni ẹni kejì rẹ, ìyára tọ́jú rẹ̀. Ìkankan tí nǹkan tí mo bá ní tí mo bá ríi wípé ẹni tó súnmọ́ mi kò ní tàbí ẹni tí mi ò tí lẹ̀ mọ̀ àmọ́ tí mo ríi pé ó ń jẹ yà tí mo sì ní nǹkan tí ó ń fẹ́ tàbí tí mo ní ìwọ̀nba nǹkan tí mo lè fún, mo máa yára fún un ní nǹkan náà. Ìgbàkígbà tí mo bá ti ran ènìyàn lọ́wọ́ ṣe ni inú mi máa ń dùn tí ara mi sì máa ń fúyẹ́. Àmọ́ tí mo bá ní nǹkan lọ́wọ́ tí mi ò bá lè fi ran ẹni tí ò ní dàní nì ṣe ni ara mi máa ń wúwo tí mo sì máa dára mi ní ẹbí wípé nǹkan tí mo ní mi ò lè fi ran ẹni kejì lọ́wọ́. Nítorí náà, ìkan nínú àwọn ìgbádùn tí mo ní tí mo sì mọ̀ wípé ó máa ń fún mi ní ìtẹ́lọ́rùn ni wípé kí ń ran ènìyàn lọ́wọ́, kí ń ran àwọn aláìní lọ́wọ́ láti fún wọn ní nǹkan tí mo ní dàní, eléyi to jẹ́ wípé nǹkan tí ó lè mú kí inú àwọn náà dùn. Ẹ̀kẹrin tí mo lè sọ pé ó jẹ́ ìgbádùn mi ni tí mo bá ń jẹun, tí mo bá ń jẹ oúnjẹ tí mo fẹ́ràn láti jẹ tí mo sì ń wo sinimá àgbéléwò, tí mo ń wo sinimá ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Gbogbo ìgbà tí mo bá ti ń jẹun, pàápàá jùlọ, gbogbo ìgbà tí mo bá ti ń jẹ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí gidi gidi, mo máa ń fẹ́ràn láti pé kí màá wo sinimá ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí ẹ̀rọ kọ̀m̀pútà mi. Èyí ó tún máa ń jẹ́ kí inú mi dùn, kí ara mi yá gágá. Nítorí náà mo máa ń gbádùn gbogbo ìgbà tí mo bá ń jẹun tí mo tún sì ń wo sinimá ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí orí ẹ̀rọ kọ̀m̀pútà mi.

Bẹ́ẹ̀ni mo mọ̀ àmì ìràwọ̀ mi. Mo jẹ́ ọmọ tí wọ́n bí nínú oṣù kẹfà ọdún. Nítorí pé wọ́n bí mi ní oṣù kẹfà ọdún, mo mọ̀ àmì ìràwọ̀ mi. Oríṣiríṣi àmì ìràwọ̀ ni ó wà. Àwọn kan wọ́n jẹ́ cancer, àwọn kan sì rè Gemini ni wọ́n jẹ́. Èmi tí wọ́n bí ní oṣù kẹfà ọdún, Gemini ni àmì ìràwọ̀ mi. Ó sì ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó wà ní nǹkan tí, ẹ, àwọn nǹkan tí wọ́n rọ̀mọ́ oríṣiríṣi ìràwọ̀ ti oníkálukú. Bí èmi ṣe jẹ́ àmì ìràwọ̀ Gemini, ó ní àwọn nǹkan kan tí ó rọ̀mọ́ iṣẹ́ mi tó sì rọ̀mọ́ ayé mi. Gemini, ó túmọ̀ sí pé gbogbo àwọn ọmọ tí wọ́n bá bí ní àsìkò yìí, wọn máa ní ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn ni wípé wọn ò kí máa ń lu èèyàn ní jìbìtì. Nǹkan tí wọ́n ní ó sì máa tẹ́ wọn lọ́rùn. Wọn ò kí ń ṣe ju ara wọn lọ, wọn ò kí sì máa ń mú nǹkan oníkan, wọn ò kí máa ń mú mọ́ tààrà wọn. Àti wípé àwọn ọmọ tó bí ní oṣù yìí tí wọ́n sì ní ìràwọ̀ Gemini yìí, wọn ò kí máa ń ṣe gbéwiri, wọn ò kí ń jalè, orí wọn sì le lọ́pọ̀lọ́pọ̀. Wọn ò kí máa ń tètè pẹ̀yìnda ní nǹkan. Tí wọ́n bá ń ṣe nǹkan tí ọ̀wọ́n ò tíì tó tàbí tí ó le. Àwọn ọmọ Gemini, àwọn ọmọ tó jẹ́ ìràwọ̀ Gemini wọn ò kí máa ń tètè pẹ̀yìnda, wọn máa ń tiraka àti mú àwọn, ẹ, nǹkan tí wọ́n ṣe láti mú lọ, láti pé kó yọrí sí rere. Bẹ́ẹ̀kẹ́, àwọn ọmọ tó ní ìràwọ̀ Gemini, wọ́n máa ń fẹ́ láti ran àwọn ènìyàn ní ọwọ́. Gbogbo àwọn tó bá rí tó wà ní sàkání wọn tí wọn ò ní gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wọ́n ní tàbí kí ó-- tàbí tí ó kù díẹ̀ káàtò fún wọn tí wọn kò fi bẹ́ẹ̀ ni àbí tí wọn kò le jẹun káánú. Àwọn Gemini yìí wọ́n máa, wọ́n máa ní ní ọkàn láti fi láti ran àwọn ènìyàn ní ọwọ́ ní òrékòóre. Nítorí náà àwọn ọmọ Gemini wọn máa ń fẹ́ láti ran àwọn èèyàn lọ́wọ́. Ilé tí ẹ̀mí náà sì jẹ́ ara àwọn ọmọ Gemini tí ó máa ń ran àwọn èèyàn ní ọwọ́. Ní, ní ìtẹ̀síwájú, àwọn ọmọ Gemini wọ́n ní sùúrù, wọ́n sì ní ìtẹríba. Wọn ò kí ń ṣe ju ara wọn lọ, wọn ò kí sì máa ń mú nǹkan oníkan, wọn ò kí máa ń mú mọ́ tààrà wọn. Ní ìwà pẹ̀lẹ́, ní ìwà ìrẹ̀lẹ̀, mi ò kì nrin àgbà fín, mi ò kì n rin ọmọdé fín. Kò dá gẹ́gẹ́bí bíbélì ṣe sọ, nínú, nínú, nínú bíbélì nígbàtí Jesu Kristi sọ wípé tí wọ́n bá gbà ẹ ní etí ọ̀tún, kò yà kó tì òsì sí. Àwọn ọmọ Gemini ni wọ́n bá wi nítorí pé àwọn ọmọ Gemini tó bá gbá wọn ní etí ọ̀tún, wọn yá akọ tó sì sí ẹ. Eléyí tó jẹ́ kí wọ́n fi bá ẹ jà, wọn ò ní bá ẹ jà ọ́, wọ́n tún le bẹ̀ ẹ pé kó má bínú, pé kí gbogbo ẹ, kí ó ṣá lọlẹ̀. Àwọn ọmọ Gemini wọn ò kí ń ṣa wọn ní jagidijagan, wọn ò kí sì ń fa wàhálà. Nítorí pé ìràwọ̀ wọn kò fa wàhálà kò sì fẹ́ ìyọnu. Nítorí náà àwọn Gemini wọn ò kí ń fa wàhálà. Ẹ̀mi ìrẹ̀lẹ̀, ẹ̀mi jẹ́ẹ́jẹ́, ẹ, ó ń bẹ ní inú àwọn ọmọ Gemini. Wọ́n sì ní ìtẹríba fún tọmọdé, tàgbà, tó nílé àti ti àlejò. Gemini ni mo lè rí pé ó jẹ́ àmì tí àmì ìràwọ̀ tẹ́ jẹ́ wípé ó dà jù ní gbogbo àmì ìràwọ̀. Nítorí pé àkọ́kọ́ wọn ní ìtẹríba. Ẹ̀kejì, wọn, wọn, wọn fẹ́ràn láti tiraka, wọn fẹ́ràn láti ṣiṣẹ́. Ẹ̀kẹta ẹ̀wẹ̀, wọn ní ìtẹ́lọ́rùn pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ní àti wípé wọn ò kí máa ń fẹ́ ìrẹ́jẹ. Nítorí pé wọn ò kí ń rẹ́ ènìyàn jẹ. Nítorí náà ni wọn kò ṣe fẹ́ ìrẹ́jẹ. Ni àkótán, àmì ìràwọ̀ mi ni eléyí ti àwọn ọmọ oloyinbo ń pè ní Gemini.

Èékánná jẹ́ ẹ̀yà ara tí ó ṣe kókó lọ́pọ̀lọpọ̀ nítorí wípé tí ènìyàn bá máa ní ìlera tàbí tí ènìyàn bá máa ní àìsàn, ó lè wá láti orí èékánná sínú ẹnu tàbí sínú oúnjẹ tí ènìyàn fẹ́ jẹ, àbí sínú omi tí ènìyàn fẹ́ mu. Pápá jùlọ, eléyìí lè jẹ́ kí ènìyàn ní àárẹ̀ ní ara tí a kò bá tọ́jú èékánná wa dáradára. Fún àpẹẹrẹ, àgbẹ̀ tó ń lọ sí oko tí yóò sì fi ọwọ́ tí yóò sì fi kọ ilẹ̀, àwọn èékánná rẹ̀ yóò ti ní ìdọ̀tí eléyìí tí àwọn eléyìí tí òyìnbó ń pè ní germs yóò sì ti wà ní inú èékánná náà. Oun tó bá ti lè mú kí àgbẹ̀ yìí kí ó fi ọwọ́ yìí jẹun tàbí kí ó mú ọwọ́ yìí lọ sẹ́nu, kòkòrò yìí ó sì wọ ẹnu àgbẹ̀ yìí tí yóò sì yọrí sí àìsàn ní ọjọ́ iwájú. Tàbí kí ọmọ kékeré tí ó ń rákò nílẹ̀ kí ó fi ọwọ́ sí ẹnu, ọwọ́ yìí yóò sì fi, yóò ti fi ọwọ́ yìí wálẹ̀, yóò ti fi kó oríṣìíríṣìí nǹkan. Ó dà, ó ti lè fi ọwọ́ yìí kó ti fi kó imí, pàápàá. Nítorí náà àwọn elétò ìlera wọ́n gbà á ní ìmọ̀ràn wípé kí a máa gé èékánná wa lóòrè kóòrè. Nítorí náà bí mo ṣe máa ń tọ́jú èékánná mi ni wípé mo ní èròjà, mo ní ǹkan tí mo máa fi ń gé èékánná mi. Mo sì máa ń gé èékánná mi ní gbogbo ọjọ́ tí ó parí ọ̀sẹ̀ nítorí wípé mo nílò láti jẹ́ kí èékánná mi kí ó kéré, kí ó má sì ṣe gùn ní ìgùnkùgùn. Nítorí wípé bí èékánná bá ṣe gùn sí, òun ni ó ṣe máa ń kó kòkòrò sí. Kódà mo máa ń fọ èékánná mi, mo máa ń fọ ọwọ́ mi ní àárín ọ̀sẹ̀ tí mo bá ń ṣiṣẹ́ lọ tàbí tí mo fẹ́ jẹun, mo máa, mo máa fọ èékánná mi, mo máa fọ ọwọ́ mi. Àti wípé ìgbà mí ẹ̀wẹ́ tí mo bá fọ àwọn abọ́ mi ní ilé ìdáná, mo máa fọ ọwọ́ mi náà mọ́, mo sì máa fọ èékánná mi, mo sì máa yọ gbogbo àwọn ìdọ̀tí tó wà ní inú èékánná mi, mo máa yọ gbogbo ẹ̀ sílẹ̀. Nítorí náà mo máa ń gé èékánná mi, mo máa ń gé èékánná mi lóòrè kóòrè. Nítorí pé iṣẹ́ tí mò ń ṣe nígbà mí tí mo bá lọ sí ilé ìwé láti lọ kọ́ àwọn ọmọ, tí mo bá ti mú ǹkan tí àwọn olóyìnbo ń pè ní sooki tí mo bá ti fi kọ ǹkan sí ojú pátákó tán, gbogbo àwọn kòkòrò tó wà nínú sooki yìí yóò ti bọ́ sínú èékánná mi. Nítorí náà mi ò lè fi jẹun bá yẹn. Mo máa nílò láti fọ ọwọ́ mi kí èékánná mi kí ó ba lè mú dáradára láti wípé kí n má ba à kó àìsàn láti ara ìdọ̀tí tó wà nínú èékánná mi. Nítorí náà mo máa ń fọ èékánná mi. Tí mo bá sì ti fọ èékánná mi tán, mo tún máa ń gé èékánná mi ní ọjọ́ tí kò bá kí ń ṣe ọjọ́ iṣẹ́. Pápá jùlọ ọjọ́ tó bá ti jẹ́ ọjọ́ tí mò ń ṣe gbálùmo, tí mò ń gba àyíká mi tàbí tí mò ń tún ilé ṣe tàbí tí mo fẹ́ fọ àwọn aṣọ mi, mo máa ń gbá, mo máa ń gbá gbogbo inú yàrá mi, mo tún sì máa ń gé èékánná mi nítorí pé mi ò lè jẹun láìsí wípé èékánná mi o mọ́ tónítóní. Àti ìgbà mí ẹ̀wẹ́, mo, mo máa ń jẹ oúnjẹ tó jẹ́ wípé mo máa ń fi ọwọ́ nìkan jẹ. Tí mo bá dè sì ń jẹ oúnjẹ tí mo máa ń fi ọwọ́ nìkan jẹ, ó máa, ó máa ń ṣe pàtàkì wípé kí n fọ èékánná mi nítorí pé tí màá ti ọwọ́ bọ oúnjẹ náà kí n bá, kí, kí n bá máa, kí n, tí màá ti ọwọ́ bọ oúnjẹ náà mi ò ní fẹ́ jẹ́ kí ìdọ̀tí kí ó wọ inú oúnjẹ náà. Nítorí náà mo máa gé èékánná mi kó tó di wípé mo jẹun. Ní ìparí kí n tó jẹun tàbí nínú gbogbo ǹkan tí mo bá ń ṣe, mo máa ń gbìyànjú láti, láti rí dájúdájú pé mo gé èékánná mi.

Ọjọ́ nínú ọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù ni ọjọ́ Satide. Ọjọ́ Satide ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ ló o ṣe kókó. Àmọ́ ọjọ́ tí mi ò ní ṣe iṣẹ́ kankan, tí mo ní àǹfààní láti sùn, láti jẹun, láti lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí kò ní sí ẹnikẹ́ni tó máa béèrè lọ́wọ́ mi wípé kíni mò ń ṣe tàbí kíni mo ti ṣe tàbí wípé bóyá kí n dá sí iṣẹ́ kan tí ó ń lọ tàbí iṣẹ́ kan tí ó lọ. Ọjọ́ yìí ni mo fẹ́ràn jù nítorí wípé àkọ́kọ́ mo máa pẹ́ jí ní ọjọ́ yìí tí mo bá sì ti pẹ́ jí tán àti lọ sí ibi iṣẹ́ kò ní jẹ́ ara ǹkan tí mo máa ṣe. Kàkà pé kí n lọ sí ibi iṣẹ́, mo máa lọ sí ibi tí mo ti máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Tí mo bá sì ti lọ sí ibi tí mo ti fẹ́ lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí, mo máa gbá bọ́ọ̀lù láti ago, ago méje àbọ̀ títí wọ́ ago mẹ́wàá àárọ̀. Tí mo bá sì ti lọ sórí pápá, pápá ìṣeré yìí, mo máa láágùn, mo máa sáré lọ sókè, sáré lọ sódò. Gbogbo ìṣan ara mi àti egungùn ara mi, gbogbo rẹ̀ yóò nà, yóò sì wá sí ibi tó yẹ kó wà nítorí pé àti ọjọ́ Ajé títí di ọjọ́, ọjọ́ Fraídé ni mo ti máa fi ṣiṣẹ́ tí mo sì ti máa fi máa rìn láti ibi kan sí ibi kejì tàbí pàápàá tí mo sì ti máa jókòó fún ìgbà tí ó gùn. Nítorí náà, ọjọ́ Satide ni ọjọ́ tí mo ní fún ara mi láti fi gbádùn ara mi, láti fi jókòó, láti fi jẹun, láti fi sùn, láti fi lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Nítorí náà, ọjọ́ Satide ó jẹ́ ọjọ́ tó jẹ́ wípé àkọ́kọ́ mo máa pẹ́ jí, èkejì mo máa lọ sí ibi tí mo ti máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Kódà ní ọjọ́ náà mo tún lè fọ àwọn aṣọ mi, mo lè fọ àwọn aṣọ mi tó bá dọ̀tí, mo lè tún'nu yàrá mi ṣe, mo lè fọ ibi tí mo ti máa ń wẹ̀, mo sì máa fọ ibi tí mo máa ń ṣe gà sí. Ọjọ́ Satọ̀de ó jẹ́ ọjọ́ tí mo tún lè tún àyíká mi ṣe bíi pé kí n gé koríko tó wà ní ẹ̀gbẹ́ ilé tí mò ń gbé tàbí kí n ṣe oríṣìíríṣìí ǹkan. Ọjọ́ yì ná ni mo tún máa n ní láti fi ṣe oríṣìíríṣìí àwọn ǹkan tí mo fẹ́ ṣe. Tí ọjọ́, ní, ní ọjọ́ Satide yìí tó bá tún bọ́ sí ọjọ́ tí ṣíṣe wà, tí ìnáwó bá wà tí àwọn ẹbí tàbí ará tàbí ojúlùmọ̀ tàbí àwọn ọ̀rẹ́ tí wọ́n pè mi sí, mo tún máa kó sínú aṣọ pẹ̀lú fìlà àbeti ajá mi tí mo sì máa lọ sí òde náà. Tí a bá tún dé òde náà, a tún fẹ́ lọ jẹun ní òde náà ni, ká sì lọ jó, ká sì ní ìgbafẹ́ ráńpẹ́ kó tó di pé a tún padà sílé. Nítorí náà, ọjọ́ Satọ̀de tí, ọjọ́ Satide ní eléyìí táwọn olóyìnbó n pè ní Satọ̀de ó jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ nítorí wípé kò sí iṣẹ́ àfi ìgbádùn àti ìsinmi. Ni ọjọ́ tí, ọjọ́ tí mo tún fẹ́ràn tó ṣe èkejì ni ọjọ́ ìsinmi. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ tí mo máa ń ṣe ǹkan tí mo fẹ́ràn jù láti ṣe èyí tó jẹ́ wípé láti lu ìlù àti wípé ọjọ́ yìí jẹ́ ọjọ́ tó jẹ́ wípé a lọ n sin Ọlọ́run Olódùmarè, a lọ sin Ọlọ́run wa ní ilé ìjọsìn. Gbogbo àkókò tó máa ń ní pé ká lọ sí ilé ìjọsìn ṣe nínú mi máa ń dùn tí ara mi sì máa ń yá gágá. Nítorí náà, ọjọ́ Satide ni mo fẹ́ràn jù àmọ́ tó máa ń ní wípé kí n mú ọjọ́ tó tún ṣe kejì tí mo tún fẹ́ràn jù ó jẹ́ ọjọ́ ìsinmi. Nítorí pé ọjọ́ méjèèjì kò sí wípé à ń ṣiṣẹ́, a kò ṣiṣẹ́. Ọjọ́ Satide kò sí iṣẹ́ àmọ́ ọjọ́ ìsinmi a máa ń lọ sí ilé ìjọsìn. Tí a bá sì ti parí ìjọsìn ní ọjọ́ ìsinmi, a máa darí sílé láti fi, láti fi lọ sinmi fún ọjọ́ náà, fún ọjọ́ kejì.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní àjọ̀dún ìbí mi. Kò sí àjọ̀dún tí mo tún fẹ́ràn tó àjọ̀dún ìbí mi, ìbí mi nítorí wípé gẹ́gẹ́ bí ọkùnrin púpọ̀ nínú àwọn àjọ̀dún ni mi kò fi bẹ́ẹ̀ fi ara sí. Kódà àjọ̀dún ọjọ́ ìbí mi tí kò bá jẹ́ bó ṣe jẹ́ ni, mi ò ní fi ara sí papa. Nítorí wípé ó gbó ǹkan tí ọmọkùnrin tí a lè máa ń ṣe àjọyọ̀ lé lórí gbogbo ẹ̀. Kò tó bí àwọn ọmọ obìnrin bí wón ṣe ń mu. Nítorí wípé gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe sọ wípé ilé ayé kò rọrùn fún ọmọkùnrin tó bí ó ṣe rọrùn fún ọmọbìnrin. Nítorí náà àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ìbí mi. Torí pé àjọ̀dún ìbí ó jẹ́ àjọ̀dún tó jẹ́ wípé ó máa ń mú kí ènìyàn kí ó ronú sí ibi tí ó ti ń bọ̀, àwọn nǹkan tí ó ti là kọjá ní àtẹ̀yìnwá àti àwọn nǹkan tí ó tún wà níwájú tí a fẹ́ ṣe. Yóò mú pé kí a ronú wípé tó ọ̀nà wo ni a tún máa gbà. Nítorí wípé ọjọ́ ń lọ lórí, kò sì sí àkókò tí a fẹ́ fi ṣòfò. Nítorí náà àjọ̀dún ìbí mi ó jẹ́ àjọ̀dún tó jẹ́ pé mo fẹ́ràn jù nítorí pé àjọ̀dún yìí máa ń fi ààyè sílẹ̀ láti fi yin Ọlọ́run lógo fún bí ó ti ṣe n mú mi bọ̀ ní àtẹ̀yìnwá. Ilé yìí ó tún máa jẹ́ kí i ní àǹfààní láti fi tọrọ àwọn nǹkan tí mo fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wípé kó ṣe fún mi kó tó di ọjọ́ àjọ̀dún ìbí mi eléétí ó máa wáyé ní ọdún tó ń bọ̀. Púpọ̀ nínú àwọn ènìyàn wón fẹ́ràn àjọ̀dún ìbí wọn papa jùlọ àwọn ọmọbìnrin. Nítorí pé wón fẹ́ràn láti ya àwòrán, wón sì fẹ́ràn láti kun oríṣìíríṣìí nǹkan sí ojú wọn. Wọ́n á sì ti kun oríṣìíríṣìí nǹkan sí ojú wọn, wón máa lọ sí ibi tí wón ti máa ya àwòrán. Wón máa ya àwòrán tán, wón sì máa kó sí rí gbogbo, ẹ́m, ìtàkùn ayélujára. Wípé kí àwọn ènìyàn kí wón ráyè rí àwòrán tí wón ya. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn mi ṣe máa ń ṣe àjọ̀dún ìbí wọn. Àmọ́ fún èmi àjọ̀dún ìbí mi kódà bó ṣe jẹ́ wípé òun ni mo fẹ́ràn jù, mi ò kín ṣe ju wàrà mi lọ. Mo kàn máa ń yin Ọlọ́run lógo ni. Mo sì máa ń jókòó láti ronú ibi tí mo ti ń bọ̀. Kì í sì dú pẹ́ láti ibi tí mo ti ń bọ̀ dé ibi tí mo dé dúró àti pé kí n tún tọrọ fún ibi tí mò ń lọ ní ọjọ́ iwájú. Gbogbo wọ̀nyí jẹ́ gbogbo nǹkan tí mo máa ń ṣe ní àjọ̀dún ìbí mi. Kò sí àjọ̀dún tí ó tún lè jẹ́ pàtàkì fún mi tó àjọ̀dún ìbí mi. Nítorí wípé mi ò tí gbéyàwó. Bo yá lẹ́yìn gbà ti máa ti gbéya-- lẹ́yìn bí a ti máa ti gbé ìyàwó, àjọ̀dún ọjọ́ tí mo gbéyàwó yóò tún jẹ́ lára àwọn àjọ̀dún tí mo máa fẹ́ràn jù. Nítorí pé àwọn obìnrin wón máa fẹ́ kí àjọ̀dún ọjọ́ ìgbéyàwó kí a máa ṣe àjọ̀dún náà ní, ní ọdọọdún kí ẹni tó jẹ́ ọkọ kí ó sì máa padà nu ọjọ́ náà ní gbogbo ọdún. Àmọ́ fún ìsìn fún wákàtí tí mo wà yìí, àjọ̀dún ìbí mi ni mo fẹ́ràn jù. Nítorí pé ó fi ààyè sílẹ̀ fún mi láti fi yin Ọlọ́run lógo. Ó fi ààyè sílẹ̀ fún mi láti fi wo ibi tí mo ti ń bọ̀. Ó fi ààyè sílẹ̀ fún mi láti fi ronú ibi tí mò ń lọ ní ọjọ́ iwájú tí mo sì máa tọrọ oríṣìíríṣìí nǹkan ní ọwọ́ Ọlọ́run. Àjọ̀dún ìbí mi yóò tún sì fún mi ní àǹfààní láti mọ̀ wípé ọjọ́ ń lọ, ọjọ́ ó dúró. Ìgbà ó dúró dè ẹni kọ̀ọ̀kan, ọjọ́ ń lọ, ìgbà ń lọ bí ayé ń lọ bí ọ̀pá ìbọn. Nítorí náà iṣẹ́ pọ̀ láti ṣe. Nítorí wípé ọjọ́ orí kò kéré sí, ọjọ́ orí ó ń dàgbà síi bí a ṣe ń dàgbà ní àkótán. Àjọ̀dún ìbí mi ni mo fẹ́ràn jùlọ.

Oríṣìíríṣìí àwọ̀ ni ó wà. Ìgbà tí mo kéré, tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀, àwọ̀ òfurufú ni àwọ̀ tí mo fẹ́ràn jù nígbà náà. Nítorí pé a máa ń ṣe àwọn eré ìdárayá ní ilé ẹ̀kọ́ tí mo ti bẹ̀rẹ̀ ní kékeré. Ni ìgbà náà, àwọ̀ ilé tí mo wà ni àwọ̀ tí àwọn elebo ń pè ní sky blue tó jẹ́ àwọ̀ ojú òfurufú. Àmọ́ nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní gbọ́njú sí i díẹ̀ díẹ̀, tí mo ti lè dá asepa, tí mo ti lè dá àmọ̀ràngbà ni mo ti fẹ́ràn àwọ̀ ewé. Mo fẹ́ràn àwọ̀ ewé nítorí wípé àwọn àwọ̀, àwọ̀ ewé ó túnmọ̀ sí àwọ̀ àlàáfíà àti ìlera pípé. Àwọ̀ ewé ó túnmọ̀ sí wípé ní gbogbo àgbáyé, àwọ̀ kan ni a lè rí ní àwùjọ tí inú wa lè dùn sí wípé a ń rí nǹkan. Èyí sì ni ewé. Nítorí wípé àwọn, ẹ́ẹ́ sáyẹ́ǹsì wọ́n gbà níyànjú wípé kí a máa gbin igi sí gbogbo àyíká wa ká sì máa gbin àwọn òdòdó sí àyíká wa. Àwọn òdòdó yìí àti àwọn igi yii wọ́n sì ní àwọ̀ ewé. Nítorí pé ewé ni àwọ̀ tí à ń sọ̀rọ̀ nípa è Ó sì, ó sì túnmọ̀ sí wípé àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ ewé. Nítorí pé ó jẹ́ àwọ̀ tí ó bu ẹwà kún àyíká wa tí ó sì túnmọ̀ sí àlàáfíà àti ìlera pípé. Púpọ̀ nínú àwọn aṣọ tí mo máa ń wọ̀ ni ó jẹ́ àwọ̀ ewé. Àmọ́ kiì wa ṣe wípé kì n wá wọ àwọ̀ ewé láti òkè dé isálẹ̀ o. Èyí tí mò ń sọ ni wípé púpọ̀ nínú aṣọ tí mo ní, àwọ̀ ewé o ń bẹ ní ara rẹ̀ àti nínú ilé mi. Púpọ̀ nínú àwọn nǹkan tí mo ní sínú ilé bíi aṣọ tí mo máa ń fi ń bo ara sun, àwọ̀ ewé ni. Aṣọ tí mo tẹ́ sílẹ̀ nínú yàrá mi, eleyii tí àwọn eleyìnbo ń pè ní kápẹ́ẹ̀tì, àwọ̀ ewé ni. Tábìlì tí mò ń lò, mo kùn ún ní àwọ̀ ewé. Àyíká mi sì rẹ, mo gbin oríṣìíríṣìí òdòdó sí àyíká mi. Oríṣìíríṣìí òdòdó yìí wọ́n sì ní àmì ewé. Wọ́n ní àwọ̀ ewé. Nítorí náà ni ó jẹ́ kí n fẹ́ràn àwọ̀ ewé lọ́pọ̀lọpọ̀. Tí mo bá tún tún ilé ayé wá, ti wọn bá ní pé kí n mú àwọ̀ tí mo fẹ́ràn jù. Àwọ̀ ewé náà ni mo fẹ́ràn jù nítorí pé àwọ̀ ewé tí ènìyàn bá rí, ó máa ń fún ènìyàn ní ìfọ̀kànbalẹ̀. O máa ń jẹ́ kí orí ènìyàn kí ó pé kí ènìyàn sì ní àlàáfíà àti ìlera pípé àti inú dídùn. Àwọ̀ kan tí mi ò fẹ́ràn rara rárá óhun ní àwọ̀ pupa. Àwọ̀ pupa, mi ò fẹ́ràn àwọ̀ pupa. Nítorí pé àwọ̀ pupa ó túnmọ̀ sí iná. Èmi kò sì fẹ́ràn iná. Nítorí náà èmi fẹ́ràn àlàáfíà. Mo fẹ́ràn ìlera pípé. Èyí ni mo ṣe fẹ́ràn àwọ̀ ewé. Nítorí náà àwọ̀ ewé dára púpọ̀. Mo sì mọ̀ wípé kò sí ènìyàn tó wà ní àgbáyé tí wọn kò fẹ́ràn láti máa rí igi tàbí ewé tàbí òdòdó ní àyíká wọn. Nítorí náà ni mo ṣe fẹ́ràn àmìn ewé.

Èrò mi fún ọjọ́ iwájú, ó pín sí oríṣìíríṣìí ọ̀nà. Eléyìí tó ṣe pàtàkì jù ni wípé mo fẹ́ wà ní ipò tí mo máa fi ran àwọn ènìyàn lọ́wọ́, láti fi ran àwọn ẹni kejì lọ́wọ́. Nítorí pé gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ, wọ́n ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà ni ẹnìkejì rẹ tọ́jú rẹ. Èrò mi ní ọjọ́ iwájú ni wípé mo fẹ́ wà ní ìpele, mo fẹ́ wà ní ipò tó jẹ́ wípé owó tí ń bá ní, mo máa le fi ran àwọn tí ò bá ní lọ́wọ́. Eléyìí jẹ́ àkọ́kọ́ èrò mi fún ọjọ́ iwájú. Nítorí wípé kí inú gbogbo wa dùn ni, ni àgbáyé kò kì ń ṣe ǹkan tí ó pọ̀ jù láti ṣe. Àmọ́, nítorí wípé àwọn tí wón ń darí wa àti àwọn tí wón ń darí ayé, àwọn yẹn wón ní, wón ní ìwà wọ̀nbiá, wón sì ní ìwà àdáni kan jẹ. Tí kò bá sí ìwà àdáni kan jẹ ní àgbáyé, gbogbo àwọn tí wón ṣe aláìní wọn kò ní ṣe aláìní. Nítorí wípé àwọn ǹkan tí wón fi ń ṣe ara rin din yóò kárí gbogbo ènìyàn. Nítorí náà ìkan nínú àwọn ojúṣùn mi àti gbogbo, àti ìkan nínú àwọn èrò mi fún ọjọ́ iwájú ni wípé mo fẹ́ wà ní ipò tí mò lè fi ran aláìní lọ́wọ́. Ẹ̀kejì èrò mi fún ọjọ́ iwájú ni pé kí n wà ní ipò tó jẹ́ wípé mi kò máa ní, mi kò ní ṣiṣẹ́, mi ò ní ṣiṣẹ́ ní abẹ́ ènìyàn kankan. Kàkà kí n ṣiṣẹ́ ní abẹ́ ènìyàn, èmi ni mo tún máa gba àwọn ènìyàn ṣiṣẹ́. Eléyìí jẹ́ ìpinnu tí mo, tí mo ti ní. Nítorí wípé mi ò fẹ́ láti máa ṣe ìránṣẹ́ fún ẹnikẹ́ni. Kàkà kí n máa ṣe ìránṣẹ́ fún ẹnikẹ́ni, mo fẹ́ máa pe àwọn ènìyàn, mo fẹ́ máa pe wọn ránṣẹ́. Eléyìí tún máa ń jẹ́ kí mo máa gba àwọn ènìyàn tó pọ̀ sí ibi iṣẹ́. Nítorí wípé mo máa le máa ran àwọn ènìyàn lọ́wọ́. Eléyìí jẹ́ ìkan nínú àwọn ojúṣù mi fún ọjọ́ iwájú tí yóò sì jẹ́ èrò mi fún ọjọ́ iwájú. Bẹ́, bákan náà mo tún ní èrò láti ṣe olóṣèlú ní orílẹ̀-èdè mi. Mo, mo gbèrò láti ṣe olóṣèlú àti pé láti dìje fún ipò gómìnà ìlú tí mo wà. Àti pé tó bá tún di, tó bá tún di ìpele kan, mo tún ní, mo tún ní, mo tún ní èrò láti jáde du ipò fún Ààrẹ orílẹ̀-èdè ibi tí mo wà. Àwọn, àwọn èrò yìí ó jẹ́ àwọn ǹkan tí mo gbèrò nítorí wípé àwọn ìjọba orílẹ̀-èdè wa wọn kò ṣe dáadáa. Wọ́n sì ń jẹ́ kí ebi ń pa àwọn ará ìlú. Nítorí náà ni mo ṣe gba ìyànjú yìí láti wò wípé àwọn èrò mi fún ọjọ́ iwájú ni wípé kí n bọ́ sí, àwọn, kí n bọ́ sí òṣèlú tí mo sì máa dìje ní abẹ́, asíá tó bá wù mí tí mo sì máa jáde du ipò gómìnà. Àti pé tó bá tún yá, mo tún máa jáde do ipò Ààrẹ orílẹ̀-èdè. Àwọn yìí jẹ́ èrò tí mo ní fún ọjọ́ iwájú. Mo sì ní èrò láti fẹ́ aya tí ó wù mí àti pé láti bí ọmọ tí ó wù mí àti pé kí gbogbo wa kí a wà ní ìrẹ́pọ̀. Èyí jẹ́ ìfojúsùn mi, èyí jẹ́ èrò tí mo ní sí, sí ọkàn fún ọjọ́ iwájú mi. Pápa jùlọ láti máa ran àwọn ènìyàn lọ́wọ́. Èyí jẹ́ ìkan nínú àwọn èrò tí mo ní fún ọjọ́ iwájú láti ní, láti ní mọ̀lẹ́bí, láti ní ilé tó dára, ilé tó sì ń sin Ọlọ́run, mo sì fẹ́ sin Ọlọ́run. Ìkan nínú àwọn èrò mi fún ọjọ́ iwájú ni pé láti ná owó sí ǹkan tó jẹ́ ti Ọlọ́run àti pé láti ran àwọn ènìyàn lọ́wọ́ ní orílẹ̀-èdè tí mo wà.

Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Ìgbà mí àwọn ènìyàn máa ń wò pé àwọn ọmọ kéékèèké loye ko máa ń gbé àpò sẹ́yìn. Àmọ́ ẹ̀mí gẹ́gẹ́ bí àgbàlagbà, mo máa ń gbé àpò sẹ́yìn. Ìdí tí mo sì máa ń fi gbé àpò sẹ́yìn ni wípé ó rọrùn láti gbé sẹ́yìn ju pé kí n gbé àpò kọ́ apá. Èmi tí mo tún jẹ́ ẹni tí mo máa ń lo ẹ̀rọ laptop. Mo máa ń gbé ẹ̀rọ laptop mi sínú àpò ẹ̀yìn mi. Tí mo bá sì gbé sí ẹ̀yìn mi, rẹ́gí ló máa ṣe ní ẹ̀yìn mi. Àpò ẹ̀yìn kò ní jẹ́ kí laptop mi kò ní jẹ́ kó bàjẹ́ tàbí wipé kó gbá ǹnkan. Àǹfààní tó wà ní a ti máa gbé àpò sẹ́yìn oun ni wípé ó máa jẹ́ kí ara kí ó wà ní rẹ́gí kí ó sì wà ní déédé tí a bá ń rìn lọ ní ọ̀nà. Ó máa ń jẹ́ kí ìrìn kó yáwọ́, kò sì ní jẹ́ kí ẹ̀gbẹ́ kí ó tẹ̀ sí apá kan tí a bá gbé àpò ẹ̀yìn. Ìgbà tí mo wà ní ilé ìwé gíga tí à ń pè ní ilé ìwé yunifásítì, àpò ẹ̀yìn ni mo máa ń gbé lọ sí inú ilé ẹ̀kọ́. Àwọn, àwọn mìíràn máa ń gbé àpò sí apá. Àwọn iyen wọ́n máa ń fi ṣe oge ní ojú tàràwọn ni. Àmọ́ fún èmi, kò rọrùn láti máa gbé àpò sí apá. Ó, ó rọrùn láti máa gbé àpò sí ẹ̀yìn ju pé láti máa gbé àpò sí apá lọ. Nítorí pé àpò tí a gbé sí ẹ̀yìn ó máa ká ẹ̀yìn dáadáa yóò sì gba àwọn nǹkan tí a fẹ́ gbé sí ẹ̀yín wa, yóò sì jẹ́ kí ara wa kí ó wà ní, ààyè àti ipò tó yẹ kí ó wà tí a bá ń rìn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a lè gbé sí àpò ẹ̀yìn tí a kò lè gbé sí àpò ẹ̀gbẹ́. Tí ẹrù bá pọ̀ jù ní nǹkan tí a fẹ́ gbé sínú àpò, kò da pé kí a gbé àwọn nǹkan náà sí àpò ẹ̀gbẹ́. Nítorí náà àpò ẹ̀yìn ni máa ń gbé àwọn nǹkan tí n bá fẹ́ gbé sí paapàa jùlọ àwọn nǹkan tí ó bá wúwo láti gbé sí apá. Àpò ẹ̀yìn ni mo máa ń gbé sí tí mo sì máa ń taru tí mo máa gbé sí ẹ̀yìn. Lẹ́yìn laptop mi tí mo máa ń gbé sí àpò tí mo máa ń gbé sí ẹ̀yìn, mo tún máa ń gbé oríṣìíríṣìí nǹkan sínú àpò ẹ̀yìn bí ìwé tí mo máa ń kà tàbí ìwé tí mo máa ń fi kọ́ nǹkan sílẹ̀ tàbí àwọn nǹkan tí mo máa ń lò ní orí pápá ìṣeré bí bàtà tí mo máa ń fi gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tàbí àwọn aṣọ tí mo máa ń fi gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tàbí gègé. Oríṣìíríṣìí nǹkan ni mo lè gbé sínú báàgì ẹ̀yìn. Elé, eléyi tí àwọn olóyinbọ̀ ń pè ní backpack. Eléyi tí àwa Yorùbá sì mọ̀ sí àpò ẹ̀yìn. Oríṣìíríṣìí, oríṣìíríṣìí nǹkan ni mo lè kó sínú ẹ tàbí ìgbà mí ẹ̀wẹ̀ bí mo ṣe jẹ́ àpọ́n tí n bá lọ sí ọjà tí mo bá ra àwọn nǹkan tí mo máa fi dáná ní ilé. Mo máa kó sínú àpò ẹ̀yìn nítorí pé tí mo bá gbé sí àpò ẹ̀yìn ó máa mú mi ní ẹ̀yìn ó sì máa jẹ́ kí le rìn dáadáa ní inú ọjà láì máa faragbá ẹnikẹ́ni. Tí n bá rìn lọ nínú ọjà mi ò ní lè fi ara gbá ẹnikẹ́ni, ìrin mi màá yá gére ní inú ọjà ní àkótán. Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo lè gbé sí àpò ẹ̀yìn tí mi ò lè gbé sí àpò ẹ̀gbẹ́.

Àpò owó jẹ́ àpò pélébé tí a lè kó oríṣìíríṣìí ǹkan sí, tí a sì lè fi sí àpò ẹ̀yìn, àpò iwájú tàbí àpò àyà. A tún si lè fi sí ọwọ́ lásán rìn. Èyí jẹ́ àpò tó jẹ́ wípé a lè kó àwọn ǹkan tí a kò fẹ́ jẹ́ kí ó wà ní ibi gbogbo ní ọwọ́ wa tàbí ní àpò wa. Ó dàbí báǹkì tí a lè fi ǹkan pamọ́ sí tí a sì lè yọ ní ìgbà tí a bá ní lílò rẹ̀. A lè rà á ní ọwọ́ àwọn Awúsá tí wọ́n ń kiri rẹ̀ ní ọjà. A sì lè fún ara wa ṣé tí a bá ní àwọn ǹkan tí a lè fi ṣe ní ààyè tiwa. Àpò owó ó jẹ́ àpò tí a máa ń tọ́jú owó tí a fẹ́ ná ní yàjoyajo sí àbí owó tí a lè ná ní ìgbà tí a bá nílò láti ná owó. Àwọn ǹkan tó máa ń wà ní inú àpò owó mi ni àkọ́kọ́ owó. Owó ni mo máa ń kó sínú àpò eléyi ti ó tóbi jù nínú àpò owó mi ní ìgbà kúùgbà tí mo bá fẹ́ jáde nínú ilé. Yálà, mo fẹ́ lọ sí òde tàbí mo fẹ́ lọ sí ibi iṣẹ́ tàbí mo fẹ́ lọ sí ilé ìjọsìn tàbí mo fẹ́ lọ sínú ọjà. Owó tí mo máa ná àbí owó tí mo lè ná elé tí mi ò pinu rẹ̀ sílẹ̀, oun ni mo máa wọ́n kó sí inú àpò owó mi nítorí pé mi kò ní fẹ́ jẹ́ kí owó tí mo ní kí ó sọnù tàbí kí n wá kí n má ri mo. Nítorí náà ni mo sì máa ń lo àpò owó kékeré tí mò ń lò láti máa fi kó àwọn owó mi sí. Ìyẹn jẹ́ èkínní. Ẹ̀kejì ni àwọn káàdì ìdánimọ̀ mi. Àwọn káàdì ìdánimọ̀ mi ó tún jẹ́ àwọn ǹkan tí mo máa ń kó sínú àpò owó mi. Káàdì ìdánimọ̀ mi bí i káàdì tí mo máa ń fi dìbò ní ìpínlẹ̀ mi àti ní orílẹ̀ èdè mi àti káàdì ìdánimọ̀ ilé ìwé mi ó tún wà ní ara àwọn ǹkan tí mo máa ń kó sínú àpò owó mi àti káàdì tí wọ́n ń pè ní NIN ìdánimọ̀ fún àwọn ará ìlú ní orílẹ̀ èdè mi. Àwọn wọ̀nyí jẹ́ àwọn ǹkan tí mo máa ń kó sí inú àpò owó mi ní òrékọ́ọ̀rẹ́. Mo tún máa ń fi abẹ tí àwọn olóyìnbo ń pè ní bílédì, mo tún máa ń fi sí inú àpò owó mi nítorí pé ọ̀pọ̀ ìgbà ló wà tí mo lè ní ǹkan tí mo fẹ́ gé ní yàjoyajo. Tó sì jẹ́ wípé abẹ yìí ni mo máa fi gé ǹkan tí mo fẹ́ gé. Nítorí náà abẹ ó pẹ̀lú àwọn ǹkan tí mo máa ń fi sí inú àpò owó mi. Ǹkan ẹkẹ́rin tí mo tún máa ń fi sínú àpò owó mi ni ọ̀rá ìdáàbòbò. Ọ̀rá ìdáàbòbò jẹ́ ara ǹkan tí mo máa ń fi sínú àpò owó mi eléyi ti mo máa ń fi sí àpò ẹ̀yìn mi. Ọ̀rá ìdáàbòbò yìí ni kì í ṣe elé tí mo ti já. Ọ̀rá ìdáàbòbò yìí jẹ́ ọ̀rá tí mi ò tí ì jà. Mo máa mú sí ibi tí ó ṣe ìkọ̀kọ̀ nínú àpò owó mi tí mo sì máa fi sí àpò ẹ̀yìn mi. Ìdí ni wípé a lè sọ ìgbà tí mo lè fẹ́ lò kí ń má bàa wá, kí ń má bàa wá ọ̀rá ìdáàbòbò káàkiri ibi tí mo bá wà. Ìdí nìyẹn tí mo máa ń fi ọ̀rá ìdáàbòbò sí inú àpò owó mi. Ní àkótán, owó jẹ́ pàtàkì ó sì jẹ́ àkọ́kọ́ nínú ǹkan tí mo máa ń fi sínú àpò owó mi àti wípé àwọn káàdì ìdánimọ̀ ti orílẹ̀ èdè àti elé tí mo máa ń fi ń dìbò ó wà ní inú àpò owó mi pẹ̀lú àti abẹ. Mo máa ń fi abẹ eléyi tí àwọn olóyìnbo mọ̀ sí bílédì àti wípé mo tún máa ń fi ọ̀rá ìdáàbòbò sí inú àpò owó mi náà pẹ̀lú.

Oríṣìíríṣìí ibi ni mo ti máa ń rà ǹkan. Ibi tí mo ti máa ń rà ǹkan kì ṣe ibi kan. Mo máa ń rà ǹkan ní oríṣìíríṣìí ibi. Ibi tí mo dẹ̀ síí rà ǹkan, ó máa jẹ́ wípé ibi tí ó máa sún mọ́ mi ní àkókò ìgbà tí mo fẹ́ rà ǹkan tí mo fẹ́ rà ni mo ti máa ń rà ǹkan. Tí mo máa fẹ́ ra ǹkan tí ó pọ̀ tí mi ò lè rí ní àdúgbò mi, mo máa ya gbá inú ọjà lọ. Àmọ́ gbogbo àwọn nǹkan tí mo nílò tí mo lè rí ní àdúgbò bíi mílíìkì, bíi búrẹ́dì, bíi ata, bíi ṣọ̀ǹbọ̀, bíi tòmátò, bíi iyọ̀, bíi maagí. Àwọn nǹkan wọ̀nyí tí mo lè rí rà ní àdúgbò, òun ni mo máa ń rà ní àdúgbò. Àmọ́ àwọn nǹkan tí mi ò lè rí rà ní àdúgbò, mo máa dé inú ọjà láti fi ra wọ́n. Àti pé ibi tí mò ń gbé ọjọ́ márùn-ún márùn-ún ni ọjà, ọjọ́ ọjà yii sì rẹ, oríṣìíríṣìí nǹkan ni wọ́n máa ń tà ní ọjà tí àwọn ará àdúgbò kì í tà. Àwọn nǹkan bíi àgbàdo, bíi iṣu, bíi ẹran, bíi ẹja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òun ni àwọn nǹkan tí a máa lo rà ní ọjà ní ọjọ́ ọjà. Nítorí náà ibi tí mo ti máa ń rà ǹkan kì ṣe ojú kan. Ó sì, ó sì jẹ́ wípé ibi tí mo bá ti fẹ́ rà ǹkan ní ìgbà mí, ó máa jẹ́ àwọn ibi tí wọ́n ti máa ń ta àwọn nǹkan náà. Torí ìgbà mí wá tí mo lè fẹ́ ra ẹran, mo máa lọ sí ìsọ̀ àwọn ẹlẹ́ran. Ìgbà mi kẹ̀dẹ̀ wá tí mo lè fẹ́ ra bàtà, mo máa lọ sí ìsọ̀ àwọn tí wọ́n ń ta bàtà. Ìgbà mí ẹ̀wẹ̀ mo sì lè fẹ́ ra aṣọ, mo máa lọ sí ìsọ̀ àwọn tí wọ́n ń ta aṣọ. Nítorí náà àdúgbò tí mò ń gbé, ọ̀ ni mo ti máa ń rà púpọ̀ nínú àwọn nǹkan tí mo fẹ́ rà, nítorí pé ó súnmọ́ àrọ́wọ́tó mi. Nítorí pé ó súnmọ́ àrọ́wọ́tó mi ni mo sì máa ń rà àwọn nǹkan tí mo fẹ́ rà ní àdúgbò mi. Àmọ́ gbogbo àwọn nǹkan tí mo fẹ́ rà tí kò sí ní àdúgbò mi ni ó jẹ́ nǹkan tí mo máa dé inú ọjà lọ rà. Àmọ́ ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lọ sí inú ọjà láti lọ fi ra nǹkan. Tí n ba ti lọ sínú ọjà, púpọ̀ nínú àwọn nǹkan tí mo nílò ní àdúgbò tí mo lè rà ní àdúgbò, òun ni mo máa fi ẹ̀kan náà rà ní inú ọjà. Nítorí náà gbogbo nǹkan tí mo lè lò fún ọ̀sẹ̀ kan tàbí fún ọjọ́ márùn-ún tí ọjọ́ ọjà náà yiò tún fi dé, òun ni mo ti máa rà ní ọjọ́ ọjà ní ẹ̀ẹ̀kan náà kí n máa ba à máa ra ẹyọẹyọ ní ojú àdúgbò. Nítorí náà púpọ̀ nínú àwọn nǹkan tí mo máa ń rà nínú ọjà ìlú, òun ni mo ti máa ń rà wọ́n. Tí mo sì máa ń rà àwọn nǹkan díẹ̀díẹ̀, pàápàá jùlọ àwọn nǹkan tí mo gbàgbé láti rà nínú ọjà tàbí àwọn nǹkan tí mo nílò ní yájoyàjó tí mi ò rà nínú ọjà tàbí tí mo rà nínú ọjà ṣùgbọ́n tó ti tán. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń rà ní ojú àdúgbò. Òun ni ó jẹ́ kí n wá sọ wípé ọ̀nà méjì ni mo ti lè rà ǹkan àbí ọ̀nà mẹ́ta pàápàá. Ọ̀nà kìní ni ojú àdúgbò eleyii to jẹ́ wípé mo máa ra nǹkan tí mi ò bá rà láti ọjà. Ìkéji, mo máa rà nínú ọjà tí mo sì máa lò ní ilé. Kàkà kí, kí n máa ń rà ní ẹyọ ní ojú àdúgbò, mo ti máa ra gbogbo nǹkan tí mo nílò láti inú ọjà. Mo sì máa ra nǹkan tí màá rà lọ́jà, mo máa rà wọ́n ní ọ̀pọ̀ nítorí pé kí n máa ba à máa ra àwọn nǹkan ní ojú àdúgbò mo àti ìkẹta, nǹkan tí mo fẹ́ rà nígbà mí ó wà ní àwọn ìpele ìpele níbi tí wọ́n ti ń ta wọ́n. Ìgbà mí tí mò ba fẹ́ ra bàtà tàbí mò fẹ́ ra aṣọ tàbí kó dà mò fẹ́ ra ojú ìlú, ọ̀tọ̀ ni ibi tí wọ́n ti ń ta àwọn nǹkan wọ̀nyí. Nítorí náà ibi tí mo ti ń rà ǹkan ó pín sí ọ̀nà mẹ́ta.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti kékeré mi ni mo ti fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gẹ́gẹ́ bí ọmọkùnrin tí mo jẹ́. Láti ìgbà náà ni ó sì ti wà nínú ẹ̀jẹ̀ mi láti máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Kódà nínú òjò, nínú ẹrùn, nínú oorun Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ nǹkan tí mo lè gbá ní ìgbà kúùgbà. Kódà kí ara mi má ya, mo ṣì lè ní okùn láti fi gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Èyí ti mọ́ mi lára débi wípé mo tún máa ń wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orí ẹ̀rọ, lórí ẹ̀rọ amóhùnmáwòrán àti ní orí ẹ̀rọ àgbéká mi. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ bọ́ọ̀lù tí omo, tí àwọn ọmọkùnrin tí wọ́n fẹ́ràn jù tàbí kí n sọ ẹ pé púpọ̀ nínú àwọn ọmọkùnrin tí wọ́n fẹ́ràn jù. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wù wọ́n láti gbá nítorí pé ẹsẹ̀ ni a máa ń fi gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí tí a sì máa ń sáré tẹ̀lé. Ó ní bí wọ́n ṣe máa ń jẹ ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, a máa gbá bọ́ọ̀lù yìí sínú àwọ̀n. Àwọn tó bá gbá bọ́ọ̀lù yìí sínú àwọn ni wọ́n pe gédé ní eré yìí. Èyí sì jẹ́ ìkan nínú àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ní ìgbà tí mo wà ní kékeré, tí mo bá ti ń wo àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orí ẹ̀rọ amóhùnmáwòrán gẹ́gẹ́ bí ẹni tí ó ń jẹ́ Ronaldinho tàbí Thierry Henry tàbí Lampard tàbí John Obi Mikel tàbí Jay Jay Okocha tàbí Taribo West. Gbogbo àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ kí n ní ìfẹ́ tó tún pọ̀ sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Èmi dẹ̀ ní alára, èmi náà máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kódà kò sí ìgbà tí mio kì n gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní inú ọ̀sẹ̀ kan. Ó kerẹ́ tán, ní inú ọ̀sẹ̀ kan, mo máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó ìgbà mẹ́ta tàbí ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi mọ̀ wípé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù láti máa ṣe. Gbogbo ọjọ́ Satidé mi, orí pápá ìṣeré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ohun ni mo máa ń lọ tí mo sì máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún bí i wákàtí méjì sí wákàtí mẹ́ta ní gbogbo ìgbà. Klọ́ọ̀bù tí mo ń ṣọ́pọ̀otì tàbí, tàbí klọ́ọ̀bù tí mo ń tẹ̀lé ní eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ohun ni à ń pè ní Barcelona. A ti rí pé ìdí tí mo ṣe fẹ́ràn Barcelona ni nítorí agbá bọ́ọ̀lù tí gbogbo ayé mọ̀ sí, Lionel Messi. Eré ìdárayá yìí ó jẹ́ eré ìdárayá tó jẹ́ wípé gbogbo ènìyàn tó wà ní àgbáyé ni wọ́n dá eré ìdárayá yìí mọ̀ tó jẹ́ wípé Lionel Messi ó sì jẹ́ ìkan ninu àwọn agbá bọ́ọ̀lù eléyi ti ó dára jù tí àgbáyé ti rí rí. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gẹ́gẹ́ bí mo ṣe sọ ó jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù tí mi kò leè fi sílẹ̀. Koda kí ń bí gbogbo ọmọ inú mi tán kí ń dàgbà. Kò sí bí n bá ṣe dàgbà tó mo tún ṣì máa ma gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eléyi ti ó jẹ́ kí n tún wá sí ìpinnu wípé kò sí ọmọkùnrin tó wà tí kò fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Èyí tí ó jẹ́ kí èmi fún ara mi tí mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo ń wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo tún ṣì ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bákan náà.

Bẹ́ẹ̀ni mo mọ ìpèsè oúnjẹ, mo sì mọ bí a ṣe ń dáná oúnjẹ pẹ̀lú. Mo fẹ́ràn oúnjẹ, ó ti ẹ̀ jẹ́ wípé mo jẹ́ ọmọ ọkùnrin. Mo fẹ́ràn láti dáná lọ́pọ̀lọpọ̀. Ọmọ ọdún méje ni mí nígbà tí àwọn òbí mi ti fi bọn ṣe ń dáná bí wón ti fi hàn mí. Ìgbà tí mo kọ́kọ́ dáná oúnjẹ ni mo se ìrẹsì. Ìgbà yẹn mo wà ní ọmọ ọdún méje ni mo kọ́kọ́ dáná oúnjẹ ìrẹsì. Àwọn òbí mi ló jí mi ní ọjọ́ náà ti won si sọ fún mi wípé kí n lọ dá iná oúnjẹ tí èmi àti àwọn àbúrò mi máa gbé lọ sí ilé ìwé. Mo sì dìde nítorí wípé mo ti ń rí bí ìmọ̀ ìyá mi bí wón ṣe ń dá iná ìrẹsì. Mo gbéra pá kúrò ní orí ibùsùn, mo sì lọ dáná ìrẹsì àti ọjọ́ náà ni mo ti ń dá iná bọ̀ láti ọmọ ọdún méje. Mo mọ iná dà. Kódà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ilé mi, èmi ni mo máa ń lọ sí ọjà tí mo sì máa lọ ra àwọn ẹ̀rojà ní ọjà tí mo sì máa dáná. Àwọn oúnjẹ tí mo lè sè ó jẹ́ àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù lọ lọ́pọ̀lọpọ̀. Kódà oúnjẹ tó wà nínú ìṣasùn mi lọ́wọ́ ńsìn ni ọbẹ̀ ẹ̀fọ́ àti oúnjẹ tí àwọn ará Ondo tí wón ń pè ní púpurú, òun ni mo ń jẹ lọ́wọ́ nísìnyí. Mo fẹ́ràn láti jẹ ọbẹ̀ ẹ̀fọ́ gidi gidi. Ọbẹ̀ ẹ̀fọ́ tí mo sì fẹ́ràn láti jẹ ni ọbẹ̀ ẹ̀fọ́ arówo jeja mo fẹ́ràn láti se ọbẹ̀ ẹ̀fọ́ náà pẹ̀lú ẹja, pẹ̀lú ẹran, pẹ̀lú pọ̀nmọ́. Níbẹ̀ mo sì máa ń fi oríṣiríṣi, ẹ́ ìsebẹ̀ síi bí iyọ̀ àti magí àti àlùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn láti dáná lọ́pọ̀lọpọ̀ nítorí pé bí mo ṣe ń dáná ó máa ń mú kí inú mi dùn wípé ọmọ ọkùnrin tó mọ iná dá ní àwùjọ kò wọ́pọ̀. À, mo sì wà ní ara àwọn péréte nínú àwọn ọmọ ọkùnrin tí wọ́n mọ iná dá ní àwùjọ wà. Ìkan nínú àwọn ọ̀únjẹ tí mo tún fẹ́ràn láti máa sè, òun ni ọbẹ̀ ẹ̀gúsí. Ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú, pẹ̀lú, pẹ̀lú ẹ̀fọ́. Mo fẹ́ràn láti se ẹ̀gúsí àti ẹ̀fọ́. Kódà nínú oṣù kan, mo máa se ẹ̀gúsí àti ẹ̀fọ́ tó ìgbà mẹ́ta. Ẹ̀gúsí àti ẹ̀fọ́ yi jẹ́ ọbẹ̀ tí mo fẹ́ràn jù lọ. Lẹ́yìn iyen náà ni ọbẹ̀ ẹ̀fọ́ lásán. Mo fẹ́ràn láti se ọbẹ̀ ẹ̀gúsí àti ẹ̀fọ́ úgú. Ẹ̀fọ́ úgú ni mo máa ń lò fún ọbẹ̀ ẹ̀gúsí mi. Tí mo bá de ti se ọbẹ̀ ẹ̀gúsí mi báyẹn, mo máa fi sẹ̀mọ́ jẹ́ tàbí kí n fi fùfú jẹ́ tàbí kí n fi ẹ̀bà jẹẹ́. Mo lè fi àmàlà jẹ. Bẹ́ẹ̀ ni mo sì lè fi púpurú jẹ. Bí mo ṣe máa ń se ọbẹ̀ ẹ̀gúsí mi, mo máa ń kọ́kọ́ bọ ẹran tí mo fẹ́ fi se ọbẹ̀ ẹ̀gúsí náà. Tí mo bá ti bọ ẹran tán, mo máa fi ẹ̀gúsí mi sínú abọ́ kan mo sì máa bu omi síi pé kó rẹ díẹ̀. Ìwọ̀n ba omi ni mo máa bu sí. Lẹ́yìn ìgbà náà mo máa da epo sórí ìṣasùn imi ní ọ̀tọ̀, mo sì máa fi epo sínú e lẹ́yìn ìgbà náà ni mo máa da irú àti àlùbọ́sà sí inú epo náà, yóò sì gbà. Tó bá ti gbà tán ni in mò wa da àlùbọ́sà, in mò wa da ẹ̀gúsí náà sínú ìṣasùn ní, ní ẹ́yokoọ̀kàn títí yóò fi dípọ̀. Tó bá dípọ̀, mo máa da ata síi ní orí. Tí mo bá ti da ata síi ní orí tán, mo máa rọ́ pò, mo sì máa da ẹran àti omi ẹran tí mo ti bọ̀ kalẹ̀ sí i lórí. Lẹ́yìn ìgbà náà mo máa fi ẹja mi sínú rẹ̀, mo sì máa fi pọ̀nmọ́ àti ìsebẹ̀ tó kù sí inú rẹ̀ títí yóò fi jiná. Lẹ́yìn mò tí ó bá jiná tán ni mo sì máa da ẹ̀fọ́ úgú mi sí nínú ọbẹ̀ tí ṣe tán láti di jíjẹ ènìyàn. Mo fẹ́ràn láti dáná lọ́pọ̀lọpọ̀ nítorí wípé kó dà pẹ̀lú pé mo jẹ́ ọmọ ọkùnrin ó máa ń mú inú mi dùn ní ìgbà tí mo bá ń dáná. Bẹ́ẹ̀ni mo sì lè se ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Mo lè se ìrẹsì, mo lè se ẹ̀wà, mo lè se iṣu, mo lè dín ẹyin, mo sì lè se ọ̀pọ̀lọpọ̀ ǹkan oúnjẹ jíjẹ fún ara mi.

Mo jẹ́ ẹ̀dá àlàyé kan tó jẹ́ wípé a ti máa ń rẹ́rìn. Ó wà ní inú ẹ̀jẹ̀ mi bí ẹni wípé wọ́n dá mi mọ́ ẹ̀rín rìnrìn ni àti inú oyún ló fẹ́ dà mí pé mo ti ń rẹ́rìn gbọ́n nítorí pé kò sí nǹkan pàtó tí kò le pa mi lẹ́rìn-ín. Èmi àti ẹ̀rín, a dàbí òòkan àti ééjì ni àbí gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá ṣe máa ń pèé, wọ́n á ní a dàbí àrùn àti ẹẹ́fà ni. Kò sí nǹkan tí kò le pa èmi lẹ́rìn-ín. Èmi gángan fún ara mi, ẹ̀rín lè mi fún ara mi. Tí mo bá ń bínú, kò sí báwo èèyàn ṣe máa mọ̀ pé mo ń bínú nítorí pé ẹ̀rín máa ń gba ẹnu mi gan ní gbogbo ìgbà. Àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè yìí pé kí ni ó máa ń mú mi rẹ́rìn gan gan gan, kò sí ohun kan tí kò kí ń mú mi rẹ́rìn. Àmọ́ ó ní àwọn nǹkan pàtàkì kan tí mo máa fẹ́ nu ba, tó máa ń mú mi rẹ́rìn. Àkọ́kọ́, owó. Tí mo bá rí owó, inú mi máa dùn, ara mi máa yá gágá. Kódà nítorí owó náà ló jẹ kí máa ṣe iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ yìí. Tí mo bá rí owó, ó máa ń pa mi lẹ́rìn-ín, ó máa ń mú inú mi dùn nítorí pé, tọn máa tẹ̀ ẹ sọ wípé kì í ṣe gbogbo ìṣòro ni owó lè tán àmọ́ owó náà, mo fẹ́ràn owó nítorí pé tí kò bá ṣe gbogbo ìṣòro ni owó náà máa tán, ó máa ń tán ọ̀pọ̀lọpọ̀ ìṣòro. And, àti wípé tí kò bá sí ìṣòro kò ní sí owó. Nítorí pé ìṣòro wà, náà ni owó ṣe wà. Owó dẹ̀ wà nítorí pé kí owó ba lè tán ìṣòro. Nítorí náà owó ó jẹ́ ara nǹkan pàtàkì tí ó máa ń mú mi rẹ́rìn. Mo sì fẹ́ràn owó dáradára. Ìkejì ẹ̀wẹ̀, nǹkan tó tún mú mi rẹ́rìn ni pé tí mo bá ń lu ìlù, tí mo bá ń lu ìlù, ẹ̀rín á máa pa mí, inú mi a máa dùn. Gbogbo iṣan ara mi, gbogbo ẹ̀jẹ̀ ara mi, gbogbo oríkirìkì ara mi, gbogbo egungun ara mi yóò mọ́ dìde. Orí mi a sì máa wú nítorí pé mò ń lu ìlù ní ilé ìjọsìn tí àwọn ènìyàn tí wọ́n sì ń jó. Inú mi a máa dùn, ara mi a sì máa yá gágá tí mo bá ń lu ìlù ní ilé ìjọsìn. Ìkẹta ẹ̀wẹ̀, tí mo bá ń, tí mo bá ń wo sinimá àgbéléwò eléyìí tí ó máa ń dá ẹ̀rín pa ènìyàn, eléyìí tí àwọn olóyìnbo máa ń pè ní comedy movies. Tí mo bá ń wo àwọn eré orí ìtàgé yìí, inú mi a sì máa dùn, màá sì máa dá ẹ̀rín. Àgàgà tí mo bá ń wo àwọn eré bèbí, ilé tí àwọn olóyìnbo ń pè ní cartoon, inú mi a sì máa dùn, màá sì máa rẹ́rìn. Ilé yìí ó wà lára nǹkan tó, tí ó lè jẹ́ kí mo máa rín ẹ̀rín. Àti wípé tí mo bá ń wo àwọn adẹ́rìn pa òṣónú, eléyìí táwọn, eeh, eléyìí táwọn olóyìnbo ń pè ní comedian. Tí mo bá ń, tí mo bá ń wo àwọn ara bí, tí mo sì ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ, bí nǹkan tí wọ́n ń sọ bí ó bá ṣe ń pani lẹ́rìn-ín sí, bẹ́ẹ̀ náà ni ẹ̀rín náà yóò sì máa pa èmi. Ẹ̀rántí pé mo sọ wípé èmi fún ara mi, ẹ̀rín le mi fún ara mi. Nítorí nǹkan kékeré báyìí mo ti máa bú sí ẹ̀rín. Nítorí náà tí mo bá ń wo àwọn adẹ́rìn pa òṣónú, ẹ̀rín ó sì máa dàpa mi. Kódà tí nǹkan tí wọ́n ń sọ tí kò bá fi bẹ́ẹ̀ pani lẹ́rìn-ín àmọ́ díẹ̀, ó tó nǹkan oníkan, mo ti máa bú sí ẹ̀rín. Èyí jẹ́ lára àwọn nǹkan tẹ́lẹ̀ wípé ó máa ń pa mi lẹ́rìn-ín. Àmọ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ wípé kò sí nǹkan tí ó lè pa mi lẹ́rìn-ín àmọ́ gbogbo nǹkan kan, gbogbo nǹkan kọ́ náà ni yóò pa mi lẹ́rìn-ín. Nítorí pé tí ènìyàn bá ṣe nǹkan tí ó dà sí mi, lóòótọ́ lóòótọ́ kò le pa mi lẹ́rìn-ín. Àmọ́ àwọn nǹkan tí ó dà tí àwọn ènìyàn le ṣe sí mi, àwọn nǹkan tó dà tó jẹ́ wípé tí mo bá rí ènìyàn tó sì yàn lóó ọ̀rẹ́, inú mi a sì máa dùn, mo sì máa ma rẹ́rìn. Tàbí kó jẹ́ pé èmi gan-an ni mò ń ṣe ènìyàn lóo oré, inú mi a sì máa dùn, màá sì máa rẹ́rìn. Àbí tó bá jẹ́ kó wọn ṣe èmi náà fún ara mi lóó ọ̀rẹ́ ni, inú mi a sì máa dùn, ara mi a sì máa yá gágá, mo sì máa bú sí ẹ̀rín. Nítorí náà gbogbo àwọn nǹkan tó ń pa mi lẹ́rìn-ín ní, ní àyíká mi ó wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé mi ò lè fọwọ́ ba gbogbo rẹ̀ tán wípé àwọn nǹkan báyìí ni mo ń pa mi lẹ́rìn-ín. Àmọ́ kókó tùlọ̀ ni wípé owó ó wà lára àwọn nǹkan tí ó máa ń pa mi lẹ́rìn-ín. Bẹ́ẹ̀ ni ìyẹn tí bá ń lu ìlù ní ilé ìjọsìn ó máa ń pa mi lẹ́rìn-ín. Gẹ́gẹ́ bí mo bá sì ń wo àwọn sinimá àgbéléwò tí olóyìnbo máa ń pè ní comedy. Ìyẹn náà, inú máa ń pa mi lẹ́rìn-ín. Tí màá sì ń wo àwọn adẹ́rìn pa òṣónú tí àwọn olóyìnbo ń pè ní comedian, ẹ̀rìn á sì máa pa mi bákan náà. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa ń dá ẹ̀rìn pami.

Bíbélì ló sọ wípé kí a wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ní ìgbà gbogbo. Ọ̀rọ̀ inú bíbélì ni èmi sì ń tẹ̀lé nítorí pé mi ò ní fẹ́ tàpá sí àṣẹ Ọlọ́run Elédùmarè, pàápàá jùlọ àṣẹ tí ó pa fún wa nínú ìwé mímọ́ wípé kí a wà ní ìrẹ́pọ̀, kí a sì máa rìn ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ, kí a sì wà ní àlàáfíà pẹ̀lú gbogbo àwọn tí a bá bá ń gbé nílé tàbí àwọn tí a o bá gbẹ́ nílé. Gbogbo àwọn tí a bá bá pàdé ní orí ilẹ̀ ayé ká máa rìn pẹ̀lú àlàáfíà pẹ̀lú wọn. Nítorí náà bẹ́ẹ̀ ni mo máa ń rìn ní àlàáfíà. Mi ò kí ń ṣe oníjàgídíjàgan nítorí pé wọ́n bí mi sí ilé rere a sì tọ́ mi dáadáa. Bàbá mi Krìstẹ́nì ni, ìyá mi Krìstẹ́nì náà ni. Nítorí náà wọ́n tọ́ mi ní ìlànà ti Ọlọ́run. Ó jẹ́ kí mi ní ìgbàgbọ́ wípé ó tọ́ láti máa rìn ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn tí a bá bá pàdé ní àyíká wa tàbí àwọn tí kò bá sì sí ní àyíká wa pẹ̀lú. Ó dára pé kí a máa rìn ní àlàáfíà kí a sì wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú gbogbo ènìyàn ní ìgbà gbogbo. Nítorí pé tí àlàáfíà bá wà ní, àyíká wa, inú gbogbo ènìyàn yóò dùn, kò ní sí ìdàrúdàpọ̀, kò ní sí ìfòyà, kò ní sí ìdárùúru. Gbogbo ènìyàn yóò sì máa dùn. Inú, inú gbogbo ènìyàn tó wà ní àyíká yóò sì máa dùn. Ìdí nìyẹn tó jẹ́ wípé mo máa ń fẹ́ láti wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn tí mo bá bá pàdé ní ojoojúmọ́. Kódà ní ibi iṣẹ́ mi pẹ̀lú tí mo bá ń kọ́ àwọn ọmọ, tí àwọn ọmọ tí wọ́n bá ń ṣe ìfẹ́ inu won, èmi ò kí máa nà wọ́n nítorí pé mo gbàgbọ́ wípé ẹ̀gbà ẹran ni ẹgbà wa fún. Nítorí náà èmi ò kí ń fọwọ́ kan, mi ò kí ń nà wọ́n. Kàkà bẹ́, n fun won ní ìyá ranpẹ́. Tí wọ́n ba de tí ì ṣe ìyára pẹ́ náà tán, màá ní pé kí wọ́n lọ jókòó. Nítorí náà èmi ò gbàgbọ́ wípé ó yẹ kí ẹnìkan wà ní orí ilẹ̀ ayé tí kò gbọ́dọ̀ máa rìn ní àlàáfíà. Nítorí náà àlàáfíà ni mo máa fi ń rìn ní gbogbo ọjọ́ ayé mi gbogbo àti, àti títí láéláé. Àlàáfíà náà ni màá máa rìn. Nítorí pé ní ẹ̀sìn tí mò ń ṣe eléyìí tó jẹ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì, wọ́n fi kọ́ wa wípé a gbọ́dọ̀ máa rìn pẹ̀lú àlàáfíà. Ní eléyìí tí Jésù tún sọ nínú ìwé mímọ́ tó sọ wípé ti wón bá gbá ẹ ni eti ọ̀tún yàrá kọ tó sì sí. Eléyìí tún mo sì wípé kó dà tí ẹnikẹ́ni bá ṣe ọ́ ni jàmbá, má ṣe gbẹ̀san jàmbá náà. Kàkà bẹ́, fà á mọ́ra, kó gbàdúrà fún. Bíbélì náà tún sọ wípé kí á gbàdúrà fún àwọn ọ̀tá wa, kí á má ṣe ṣépè fún wọn pé kí wọ́n kú. Gbogbo àwọn ọ̀rọ̀ inú bíbélì wọ̀nyí, ọ̀un nà ni mò ń mú lọ, oun nà ni mò ń tẹ̀lé. Nítorí wipé Jésù òun ni mò ń tẹ̀lé. Òun ló jẹ́ kí màá tẹ̀lé gbogbo àwọn ọ̀rọ̀ inú bíbélì ní ẹyọ kọ̀ọ̀kan. Nítorí náà ẹni àlàáfíà ni mí. Mo sì ń ṣe nǹkan tó jẹ́ ti àlàáfíà. Bẹ́ẹ̀ sì ni pẹ̀lú àwọn ìdílé mi. Àlàáfíà ni àwọn náà ń rìn. Ìyẹn náà ni mo rí tó jẹ́ ke mi náà máa rìn ní ìrìn àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn tí mò ń bá pàdé. Mo sì gbàgbọ́ wípé ayé yìí yóò dà tí every-- tí, tí gbogbo ènìyàn tó bá ń rìn ní àlàáfíà tí a kò sì ní láti pa ẹnikẹ́ni lára. Nítorí wípé ẹnìkan ló sọ ní ọjọ́ kìíní àná tó sọ wípé àwọn ẹranko wọ́n wọ́n ò ní, wọ́n ò ní, wọ́n ò ní ṣe nǹkan tí yóò máa pa ẹranko ara wọn. Àmọ́ àwọn ènìyàn ni wọ́n máa ń ṣe ìbọn, wọ́n máa ń ṣe àdó olóró láti fi pa èèyàn ẹlẹ́ran ara bí i ti wọn. Àmọ́ èmi kò gbàgbọ́ wípé mo ní láti pa ẹnikẹ́ni kó tó di pé mo rí ilé ayé gbé. Mo gbàgbọ́ wípé ó yẹ kí gbogbo wa kí a lè máa gbé ilé ayé pẹ̀lú ìfẹ́, pẹ̀lú ìrẹ́pọ̀. Nítorí náà mo di òpó náà mú wípé àlàáfíà òun ni ó jọba lórí ohun gbogbo. Nítorí náà mo máa ń rìn ní àlàáfíà.

Kọ́kọ́rọ́ jẹ́ ohun tí a máa ń lò láti fi ṣí ilẹ̀kùn ibìkan. Ó sì lè jẹ́ ǹkan tí a máa ń lò, ẹ́, láti fi bẹ̀rẹ̀ ǹkan àbí láti fi ṣáná sí ǹkan ìrìnṣẹ̀ tàbí ǹkan mì tí a lè lò fún. Kọ́kọ́rọ́, ó jẹ́ ǹkan pàtàkì nínú ayé ènìyàn, torí pé tí kò bá sí kọ́kọ́rọ́, ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn ni yóò di títí. Nítorí náà, kọ́kọ́rọ́ mi, ohun ni mo máa ń fi sí? Kọ́kọ́rọ́ mi máa ń bẹ ní ọwọ́ mi ní ìgbà gbogbo. Àfi tí mo bá wà ní ilé nìkan ni kọ́kọ́rọ́ mi máa wà ní ẹnu ọ̀nà mi. Tí mo bá wà nílé, kọ́kọ́rọ́ mi ẹnu ọ̀nà mi ni ó máa wà. Nítorí wípé mi ò ní fẹ́ fi kọ́kọ́rọ́ mi sí inú ilé. Tí mo bá fi sí inú ilé, mo lè má mọ ibi tí mo tọ́jú kọ́kọ́rọ́ náà pamọ́ sí. Tí mo bá sì fẹ́ jáde, bóyá mo fẹ́ lọ sí òde tàbí mo fẹ́ lọ sí ibi iṣẹ́ tàbí ó níbi kan tó yẹ kí n tètè lọ. Tí mo bá ń kánjú tí mi kò bá rí kọ́kọ́rọ́, tí n bá rí kọ́kọ́rọ́ tí mò ń fẹ́, tí n bá rí kọ́kọ́rọ́ tí mò ń wá, ó lè gbà mí ní àkókò. Mo sì le pẹ́ lọ sí ibi tí mò ń lọ. Nítorí náà, mo máa ń, mo máa ń fi kọ́kọ́rọ́ mi, mo máa ń fi pamọ́ sí ẹnu ọ̀nà, ẹnu ọ̀nà mi tí mo bá wà nílé. Nítorí pé ìyẹn tún máa jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé mo wà ní inú ilé. Àwọn tí kò bá sí kọ́kọ́rọ́ mi ní ẹnu ọ̀nà, àwọn ènìyàn máa rò pé, bóyá mi ò sí ní inú ilé mi. Àmọ́ tí mo bá fi kọ́kọ́rọ́ mi sí ẹnu ọ̀nà mi, àwọn ènìyàn máa tún mọ̀ wípé mo wà nílé. Wọn sì máa ráyè kan ilẹ̀kùn ìyẹn tí n bá ti ilẹ̀kùn yàrá mi ni àti ẹ̀yìn. Àmọ́ tí bá máa ń bọ́ta tí n bá ń lọ sóde tàbí tí mò ń lọ ibi iṣẹ́ àbí tí mò ń lọ ọjà àbí tí mò ń lọ sí ilé ìgbafẹ́ àbí tí mò ń lọ sí pápá, pápá ìṣeré, kọ́kọ́rọ́ mi, ọwọ́ mi ni màá wà. Nítorí wípé mi ò ní fẹ́ tọ́jú kọ́kọ́rọ́ mi sí àyíká ilé. Kó má di wípé ẹlòmíràn máa nawọ́ gán kọ́kọ́rọ́ mi tí yóò sì wọ inú ilé mi, tí yóò sì kó mi ní ẹ̀rù lọ. Nítorí náà kọ́kọ́rọ́ mi máa ń wà ní ọwọ́ mi. Kódà kí, kódà kí máa lọ sí ilé ìjọsìn, kọ́kọ́rọ́ mi, ọwọ́ mi ni, ẹ́ǹ, ó máa ń wà. Kọ́kọ́rọ́ mi bí, bí mo ṣe ṣe kọ́kọ́rọ́ mi ni wípé mo lè ti kọ́kọ́rọ́ mi bọ inú ìkan nínú àwọn ìka mi tí yóò sì dúró síbẹ̀. Nítorí náà mi ò kí máa ń fòyà wípé mo lè sọ kọ́kọ́rọ́ náà nù. So bó-- ẹ́, eléyìí tó túnmọ̀ sí pé gbogbo ìgbà tí mo bá ń bọ́ta, kọ́kọ́rọ́ mi inú ìka mi ni ó máa ń wà ní òòrèkóòrè tí kò sì ní jẹ́ kí, kí n pàdánù kọ́kọ́rọ́ náà ní ìgbà kankan Nítorí náà ọ̀nà méjì ni fífi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ni ó lè pín sí. Àkọ́kọ́ ni wípé tí mo bá wà nílé, kọ́kọ́rọ́ mi mo máa ń fi sí ẹnu ọ̀nà mi ni. Nítorí wípé mi ò fẹ́ jẹ́ kó sọnù tí n bá fi sí inú ilé. Kódà kí n ṣe ọ̀rọ̀ wí pé kó sọnù, kò lè sọnù. Àmọ́ tí mo bá ní, tí mo bá nílò rẹ̀ níyàjúyàjú, mo lè má tètè rí. Èyí ló máa jẹ́ kí n fi sí ẹnu ọ̀nà mi. Àti wípé àwọn ènìyàn wọ́n, wọ́n máa, wọ́n máa lè mọ̀ wípé mo wà ní inú ilé. Ìyẹn jẹ́ ẹ̀kínní. Ẹ̀kẹjì ẹ̀wẹ́, kọ́kọ́rọ́ mi tí mo bá ti ń bọ́ta kúrò ní inú ilé, ọwọ́ mi ni ó máa ń wà. Èmi ò ní kọ́kọ́rọ́ tó pé méjì. Kọ́kọ́rọ́, ẹyọ̀kan ṣoṣo ni. Nítorí pé mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí wọ́n ṣí ilẹ̀kùn ilé mi ní ẹ̀yìn mi. Nítorí náà tí mo bá ti ń bọ́ta nínú ilé, bóyá mò ń jáde tàbí mò ń lọ síbi kan, mo máa ń fi kọ́kọ́rọ́ mi tì, mo sì máa ń fi sí inú ìka mi. Ní eléyìí tó jẹ́ sí wípé tí kò bá sí kọ́kọ́rọ́ mi ní ìka mi, mo máa mọ̀ wípé kọ́kọ́rọ́ náà ó ti sọnù nìyẹn. Eléyìí ló máa jẹ́ kí, kí n máa fi kọ́kọ́rọ́ mi sí inú ìka mi ní ìgbà gbogbo. Tí n bá ti jáde ibikíbi tí n bá wà, tí n bá ti ni ọwọ́ mi, kọ́kọ́rọ́ mi ni ó máa mì ní ọwọ́ mi. Èyí máa jẹ́ kí n mọ̀ wí pé mi ò tíì sọ kọ́kọ́rọ́ mi nù àti wípé orí adé mi kò ní sun ìta ní ọjọ́ náà. Àmọ́ tí mo bá fi ọwọ́ mi tí mi, tí mi ò bá rí kọ́kọ́rọ́ mi bẹ́ẹ̀, èyí tún mọ̀ sí wípé orí adé yóò sun ìta ní ọjọ́ náà tàbí kí n já ilẹ̀kùn wọlé ní ọjọ́ náà. Ní àkótán, kọ́kọ́rọ́ mi tí mo bá wà nílé, ẹnu ọ̀nà ilé mi ni màá fi sí. Tí mo bá tẹ̀síìn bọ́ta, mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú ìka ọwọ́ mi.

Ọ̀pọ̀lọpọ̀ yàrá ló wà ní ilé tí mò ń gbé. Àmọ́ yàrá tí mo fẹ́ràn jù ni yàrá ibùsùn mi. Òun ni mo fẹ́ràn jù nítorí pé ibẹ̀ gangan gan ni ayé wá ju. Oríṣiríṣi yàrá gẹ́gẹ́ bí mo ṣe sọ, òun ló wà ní ilé tí mò ń gbé. Tí a bá wọ ilé tí mò ń gbé, a máa rí pé yàrá ìgbàlejò sí. Òun ni a má ma kọ́kọ́ dé sí. Eléyìí tí àwọn olóyìnbo ń pè ní sitting room. Ibẹ̀ ni a máa kọ́kọ́ dé sí. Lẹ́yìn ìgbà náà, a ní yàrá tí a ti máa ń wẹ̀. A ní yàrá ibi tí a ti máa ń ṣe ìgbọ̀nsẹ̀. A ní yàrá ibi tí a ti máa ń jẹun. A sì ní yàrá ibi tí a ti máa ń dáná oúnjẹ. A tún ní yàrá ibi tí a máa ń kó nǹkan pamọ́ sí. Eléyìí tí àwọn olóyìnbo ń pè ní store. Oríṣiríṣi yàrá yìí ni ipa ti rẹ̀ ó sì ní oríṣiríṣi nǹkan tí ó wúlò fún. Yàrá ibi tí a ti máa ń gba àlejò, eléyìí tí olóyìnbo ń pè ní sitting room. Ibẹ̀ ni a máa ń dé sí tí a máa ń jókòó. Tí a bá ní ohun kan tí a fẹ́ sọ nínú mọ̀lẹ́bí, ibẹ̀ ni gbogbo wa tí a ti máa jókòó. Tàbí a fẹ́ wo, a fẹ́ wo ẹ̀rọ amóhùnmáwòrán, ibẹ̀ ni gbogbo wa ni a máa jókòó sí tí a sì máa wo amóhùnmáwòrán yẹn níbi yàrá ìgbàlejò. Yàrá ibi tí a máa ti ń dáná, ibẹ̀ ni gbogbo èròjà tí a fi ń dáná, ibẹ̀ ni ó wà. Nítorí náà, a lè sọ pé a fẹ́ dáná ní ibùsùn tàbí a fẹ́ dáná ní ibi tí a ti ń jẹun tàbí a fẹ́ dáná ní ibi tí a ti ń gba àlejò. Eleyii ó túnmọ̀ sí wipé oríṣiríṣi yàrá ni ó ní ipa ti rẹ̀. Yàrá tí a ti ń jẹun, ibẹ̀ ni a máa ń gbé oúnjẹ sí ti gbogbo mọ̀lẹ́bí tí a sì máa jókòó sí orí tábìlì tí oníkálukú máa ti jẹ oúnjẹ tí ó fẹ́ jẹ. Lẹ́yìn ìgbà tí a bá jẹun tán, a máa kó abọ́ tí a fi jẹun, a máa kó lọ sí yàrá tí a ti ń dáná. Yàrá tí a máa ń kó nǹkan pamọ́ sí, ilé tí àwọn olóyìnbo ń pè ní store. Ibẹ̀ ni a máa ń kó àwọn oúnjẹ sí tàbí àwọn nǹkan tí a ti nílò ní yàjoyàjo tàbí àwọn nǹkan tí ó bàjẹ́ tí a fẹ́ túnṣẹ. Ibẹ̀ ni a máa ń kó gbogbo àwọn nǹkan wọ̀nyí sí. Yàrá ibi tí a ti ń wẹ̀ àti yàrá ibi tí a ti ń ṣe ìgbọ̀nsẹ̀, ìyẹn náà wà. Ẹ̀yìn, àwọn, àwọn yẹn, àwọn yẹn, a máa ń wẹ̀ ní ibẹ̀, a sì máa ń ṣe ìgbọ̀nsẹ̀ níbẹ̀. Àmọ́ yàrá ibùsùn, òun ni ó jẹ́ ibi tí oníkálukú máa ń fi orí lélẹ̀ sí, tí a máa fi ẹ̀gbẹ́ lélẹ̀ sí tí ojú bá ti ń padé ní àṣálẹ́ tí a sì máa sun orun àlàáfíà. Kí ló dé tí mo ṣe fẹ́ràn yàrá ibùsùn ju àwọn yàrá ìbò mi lọ? Ìdí tí mo fẹ́ràn rẹ̀ ni wípé ó máa ń fún mi ní ààyè láti ronú nípa ayé mi, láti ronú nípa ara mi, láti ronú bí, bí ọjọ́ mi bí ó ṣe lọ àti bí mo ṣe máa tẹ̀síwájú ní ọ̀la. Yàrá ibùsùn mi, ó dúró gẹ́gẹ́ bí yàrá tí mo ti máa ń tú èrò mi tí mo ti máa tún pa. Ó sì máa ń fún mi ní àǹfààní láti dáwà àti pé máa ń fún mi ní àǹfààní láti ṣe ohunkóhun tí mo fẹ́ ṣe ní ààyè ara mi láìṣe wípé ẹnikẹ́ni wọ́n dì mi lọ́wọ́. Ìkan nu àwọn àǹfààní tí mo tún jẹ, tó tún jẹ́ kí n tún fẹ́ràn yàrá ibùsùn ni wípé ó máa ń fún mi ní àǹfààní láti sun àti pé láti, láti jìnnà sí gbogbo làálàá àti kòókòó àti gbogbo ariwo tí ó ń lọ ní ìta. Yàrá mi ni yàrá mi. Yàrá mi ni ibi, ibi ibùsùn mi. Ni èyí tó máa ń fún mi ní ìdákẹ́ rọ́rọ̀ àti àlàáfíà tí mo nílò. Ó máa ń jẹ́ kí n wà, ó máa ń jẹ́ kí n dá nìkan wà tí mo sì máa sun orun àlàáfíà, tí mo tún sì máa tú èrò mi pa, tí mo máa tú èrò mi kún, tí mo sì máa ní oríṣiríṣi ìpinnu àti àpérò ní ààyè ara mi. Àwọn ìdíwọ̀n yìí, òun ló jẹ́ kí mo ṣe fẹ́ràn yàrá ibùsùn mi jù lọ nínú gbogbo yàrá tí ó ń bẹ ní ilé mi. Ó máa ń fún mi ní, ó máa ń fún mi ní ìyà ẹni sọ́tọ̀. Ó sì máa ń jẹ́ kí n sun ohun àlàáfíà ní ìgbà gbogbo.

Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ènìyàn ni ó máa ń gbàdúrà wípé kọ́ lọ má jẹ kí a rí ogun ẹkún. Bẹ́ẹ̀ kò sí ẹni tí kì í sunkún, bí àwọn ọmọ Yorùbá ṣe máa ń sọ wípé ọmọdé ń sunkún, àgbà ń sunkún, ọkùnrin lè sunkún, obìnrin lè sunkún, kódà onílé lè sunkún, àlejò sì lè sunkún, arúgbó ń sunkún, ọmọdé ń sunkún, ọ̀dọ́ ń sunkún, kò sí ẹnikẹ́ni tí kò lè sunkún. Àmọ́ bó ti ò kó mọ ẹkún ayọ̀ ni ó dá kí a máa sun ní ìgbà gbogbo. Ìbéèrè tó ń sọ wípé nígbà wo ni o kẹ́yìn sunkún, aah, ó dá mi padà sí ìgbà tí mo pàdánù ẹni tó jẹ́ àbúrò màmá mi ní sí ìjàmbá ọkọ̀ ojú pópó. Èyí ṣẹlẹ̀ ní ọdún díẹ̀ sẹ́yìn ní ìgbà tí mo wà ní ìlú Ìbàdàn. Ọjọ́ náà ni mo gba ìpè láti ìlú òkè wípé ẹni tó jẹ́ àbúrò ìyá mi ó ní ìjàmbá ọkọ̀. Nínú ìjàmbá ọkọ̀ tí ó sì ní ẹsẹ́kẹsẹ́ ní ó gbé ẹ̀mí mi tí ó sì dàgbére fáyé. Ọjọ́ náà ni mo kẹ́yìn sunkún nítorí pé ikú àbúrò ìyá mi ó dùn mí gidi dé inú ògùngùn nítorí pé mo rí ẹni náà gẹ́gẹ́ bí ẹni tí ó lè rán mi ní ọwọ́ nítorí pé ó jẹ́ ẹnìkan tí ó láwọ́ tí ó sì kó àwọn ènìyàn mọ́ra. Ikú àbúrò ìyá mi ó jẹ́ nǹkan tó ṣá mi ní ọgbẹ́ ọkàn tí ó sì gba òmíjé lójú mi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Èmi ò kín ń jẹ́ ẹni tó jẹ́ wípé ó máa ń sunkún nítorí pé ọ̀pọ̀ ìgbà ni mò ń rẹ́rìn-ín, ẹrin tí mo sì ń rìn ṣe ló dàbí wípé wọ́n bí mi mọ́ ẹrínrìn ni. Ó lójú nǹkan tí ó lè pa mi lẹ́kún kódà kí n pàdánù iṣẹ́ mi léèní kò lè pa mi lẹ́kún, kódà kí ẹni tí mò ń fẹ́ kó lù wọ̀ṣẹ́ mọ́ léèní kò lè pa mi lẹ́kún nítorí pé àti sunkún kìí yá sí mi ní ara. Àti wípé ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí àbúrò ìyá mi tí ó dàgbére fáyé. Lá ìpẹ́ yìí ni ìyá ìyá mi ni ó dàgbére fáyé. Bí ó ṣe dàgbére fáyé, omi ò bá ọ̀lẹ ló jù mi, mi ò sunkún nítorí pé mo mọ̀ pé ìyá ti dàgbà, ìyá ti di arúgbó. Ó ní kò jẹ́ kí omi ṣe lè bá ọ̀lẹ ló jù mi. Àmọ́ àbúrò ìyá mi tí mò ń sọ̀rọ̀ mọ́ pa yìí ọ̀dọ́ là ń gbáa ni ní ìgbà tó kú, kò tí ì ní àwọ̀ bẹ́ẹ̀ ni kò sì tí ì bí mọ́ sí orí ilẹ̀ ayé nígbà tí ó fi kú. Ọ̀rọ̀ náà ó dùn mí gidi gan kò sì sí ẹni tí kò dùn. Àmọ́ ọ̀rọ̀ náà ó gba mi lójú mi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Èyí tí ó túnmọ̀ sí wípé ìgbà tí àbúrò ìyá mi kú ní ọdún tí wọ́n kú, ò ní mo kẹ́yìn sunkún. Kódà tí ẹnikẹ́ni bá fún mi ní ẹgba, tó bá já mi ní ẹgba ní ilé ìwé mi, èmi ò lè tó ètè yẹn kí n sunkún. Kódà kò sí ọ̀rọ̀ tí ẹnikẹ́ni lè sọ sí mi tí ó lè dùn mí pẹ̀lú, kò sì ẹ̀rí pa mí ní ẹkún. Àmọ́ ìgbà tí àbúrò ìyá mi, ìgbà tí wọ́n dàgbére fáyé nínú ìjàmbá ọkọ̀ ojú pópó, ìgbà náà ni mo kẹ́yìn sunkún.